Nígbà wo ni o kẹ́yìn ko nǹkan tuntun níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mò kọ́ nǹkan tuntun níbi iṣẹ́. Bẹ́ẹ̀ni mò ń kọ́, mò ń kọ́ tí ìdàgbà iléṣẹ́ tó ṣe le, tí ilé iṣẹ́ ṣe le lọ síwájú. Mo, mo dẹ̀ kọ́ tí, tí ilé iṣẹ́ ṣe je máa ń, tó ṣe máa nílò síwájú. Bẹ́ẹ̀ni mò ń kọ́. Bẹ́ẹ̀ni.

Ṣé eyín máa ń fọ́? Eyín ò kí ń fọ́ mi o. Eyín tèmi da, eyín ò kí ń fọ́n mi rárá. Dada ni eyín mi wà, mi ò ní ààrùn eyín kankan. Eyín mi dára. Bẹ́ẹ̀ni, àwọn kan lẹ́wà tó ṣe pé àìkí ń fọ́nu wọn ló máa ń fa kí eyín kan máa dùn wọ́n, nígbà wọ̀nyí ni eyín máa ń fọ́.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Tó bá ti di ago mẹ́sàn sí mẹ́wàá, òun ni mo máa ń lọ n sùn. Bẹẹni, tó bá ti di ago mẹ́sàn sí mẹ́wàá, òun ni mo máa ń lọ n sùn. Bẹ́ẹ̀ ni, torí pé àsìkò yìí ló dára fún mi láti lọ sun. Tí ńdẹ́ bá sun bá ẹ, màá tu wá jí ní fọ̀tàtí. Bẹ́ẹ̀ ni, màá, mo máa rí pé mo ń sun wákàtí mẹ́fà lójúmọ́ kan.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Tí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àti pé èmi té mi ṣe wàyí, èmi ò kí ń náwó mi nàákúnàá, èmi mo ṣiṣẹ́. So èmi ò kí ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bóyá kíni. Lẹ́yìn tí tó ko bá wùn mí, màá kàn fún wọ'nú owó mi, bọ̀ wípè kí n wá máa pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kò jọ́, kò jọ́ rárá torí pé èmi ni mo ṣiṣẹ́ fún un.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Èmi ò ní ǹkan kan tí mò ń polówó, ṣùgbọ́n tí yan bá fẹ́ polówó ǹkan, ìyán a lọ ẹ̀rọ ayélujára, èyàn á post ẹ̀ sóri social media k'àwọn èyàn ba lè ri, àbí kí'yàn lọ sórí rédíò, kí'yàn lọ polówó ọjà àbí kí'yàn lọ s'íta gbangba n'íbi t'áwọn èrò wà, kí'yàn sọ f'áwọn èyàn pé ohun t'à ń tà nìí.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tí tábìlì iṣẹ́ mi ṣe rí ni pé èmi ò ní tábìlì, fóònù ni mò ń lo, fóònù ni mò ń lo. Àwọn kan tó dé ní tábìlì, wọ́n máa fín ṣe oríṣìíríṣìí, wọ́n máa fín ṣe remote job, wọ́n dè máa fín ṣe àwọn nǹkan mi náà tí, tí wọ́n máa fín ṣiṣẹ́, tí wọ́n máa fín ṣiṣẹ́ ní ilé iṣẹ́, bẹ́ẹ̀ ni.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn re. Èmi ń fẹ́ràn pé kí a ríra ní korojú tí a bá fẹ́ ṣe ìpàdé. Ṣùgbọ́n àwọn ilé-iṣẹ́ kan wà tó ṣe yí pé wọ́n máa ń ṣe ìpàdé lórí fóònù. Bẹ́ẹ̀ ni àwọn ilé-iṣẹ́ tó ṣe yí pé wọ́n fẹ́ kí àwọn òṣìṣẹ́ wọn wá sí ibi iṣẹ́, tó ṣe yí pé wọ́n ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ wọn kó máa ṣiṣẹ́ láti ilé. Iru àwọn yẹn ló máa ń ṣe ìpàdé lórí fóònù.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Bẹ́ẹ̀ ni, tó jẹ́ pé wọ́n máa ń gbé oríṣiríṣi àwọn olórin, àwọn òṣèré kí wọ́n wá sọ̀rọ̀ ọ̀rọ̀ lè ayé wọn àbí ohun tó ń ṣẹlẹ̀ sí wọn, àbí ohun tó ń ṣẹlẹ̀ sí wọn lákòókò kan bóyá wọ́n wá fẹ́ mọ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan. Bẹ́ẹ̀ ni mo máa ń gbọ̀.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Èmi ò ní ètò kan tó jẹ́ ìdárayá kan tí mò ń ṣe, mi ò ní. Àti pé èmi ò ń, mo jẹ́ ǹkan tó ṣe pé èmi ò fi bẹ́ẹ̀ kúndùn pé ká máa ṣeré ìdárayá. Ohun tí mo kò fẹ́ràn jù ni pé mo máa, mo fẹ́ràn kí n máa wo tẹlifíṣàn, àwọn púrógírámù tó dára, iru awọn yìn yen ni màá ń wò, bẹ́ẹ̀ ni.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ? Tí mo ṣe máa ń ṣe pẹ̀lú wọn, màá bá wọn sọ̀rọ̀ tó mọ́gbọ́n wá, ọ̀rọ̀ tó ṣe wipé a jẹ́ kí ilé-iṣẹ́ kó nínà síwájú, ọ̀rọ̀ tó ṣe wipé a tún kóríyìn bá wọn, ọ̀rọ̀ tó ṣe wipé kò ní fàjà láàárín wa, ọ̀rọ̀ tó ṣe wipé ó máa jẹ́ ká gbọ́ra wa yé.

Nígbà wo ni o kẹ́yìn fò? Èmi ò fi bẹ́ẹ̀ fò o. Mi ò fi bẹ́ẹ̀ fò. Èmi ò ń fò. Mi ò ń fò. Mo jẹ eni kan tó ṣe pé, mi ò, mi ò fi bẹ́ẹ̀ fò. Kí ni, kí ni màá fi fò? Kí ló dé bá mi tí màá fi fò? Èmi ò kí ń fò o. Èmi ò kí ń fò. Àwọn kan ṣá máa ń fò ṣá. Àwọn tó ṣe pé wọ́n máa ń ṣeré ìdárayá, wọn máa fò yẹn. Wọ́n máa ń ṣe yẹn.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Èmi ò ní ọkọ̀, ṣùgbọ́n kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí ọ bá ń jẹun nínú ọkọ̀, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Ó dára kí èèyàn máa jẹun nínú ọkọ̀, kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ tí èèyàn bá jẹun nínú ọkọ̀, ó dáa. Èèyàn lè máa ń jẹun nínú ọkọ̀, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Ṣẹ̀bí ọkọ̀ èèyàn ni, inú ọkọ̀ kò ń ṣe ilé ẹ̀gbin, ibi tí ǹ ti lè jẹun ni bẹ́ẹ̀ ni.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Mi ò tíì máa ṣiṣẹ́ báyìí, mi ò tíì máa ṣiṣẹ́ báyìí. But áwọ́n kan tó ṣe pé tí wọ́n bá ń ṣiṣẹ́ níbi kan tí wọ́n ò fẹ́ràn níbi tí wọ́n ti ń ṣiṣẹ́, wọ́n máa ń ṣe sí ìlú mìíràn. Bó dá owó tí wọ́n ń san fún wọn kò pọ̀ àbí wọ́n tú fẹ́, wọ́n ò láìkì, ẹ́, ẹ́, ọ̀rọ̀ ajé ìlú yẹn, wọ́n á fẹ́ lọ sí ibòmíràn.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Èmi ò ní aṣọ wíwẹ̀ kan. Mi ò ní aṣọ wíwẹ̀. Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ wíwẹ̀. Bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀. Mi ò ń wọ aṣọ tó ṣe pé mo máa ń wọ̀ jáde lọ. Mi ò kí ń fi lọ wẹ̀. Aṣọ tó ṣe yí pé mo láṣọ kan yàtọ̀ tí mo ń lò ti máa ń lọ fi ń wẹ̀.

Ṣé o ti béèrè ìrànwọ́ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùsètọ́ ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti béèrè ìràn lowọ́ rì. Bẹ́ẹ̀ni, eh, mo ní bóyá ǹkan kan ó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ sí fóònù tí mò ń lò. Mo wá béèrè ìràn lowọ́ pé kí ló ṣẹlẹ̀, kí ló ṣe, kí ló dé tí ẹ̀rọ mi ń ṣe báyìí.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ni a ti pé èmi ò tíì máa ṣiṣẹ́ báyìí, èmi ò tíì máa ṣiṣẹ́ báyìí, mi ò tíì máa ṣiṣẹ́ báyìí. Torí pé, tó bá jẹ́ pé mo ti ń ṣiṣẹ́ ni, màá màá mọ ohun tí màá ṣe dáhùn ìbéèrè yìí. Mi ò tí ì máa, bọ́ nígbà kan tí mò ń ṣiṣẹ́, ẹ́ẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n fẹ́ gbé iṣẹ́ kan tí ó ń ṣe tẹ́mi fún mi.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Èmi ò lọ bẹ, mo ò tiẹ lẹ̀ lọ bẹ láíláí torí pé Mùsùlùmí ni èmi. Èmi ò ń lọ sí ìsẹ̀mbáyé. Àwọn tó ń ṣe ìbílẹ̀, àwọn tó ń ṣe ìbílẹ̀ ló lè máa lọ sí gbogbo ibẹ yen. Ibi tèmi máa ń lọ, mosque ni mo máa ń lọ, mosalasi, òun ni èmi máa ń lọ. Èmi ò ń lọ sí ilé ìsẹ̀mbáyé.

Kí ni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Nígbà tí ọjọ́ bá rọ̀, mo má, máa sinmi, máa sinmi. Tí ó bá jẹ́ pé mo ti kàwé, kàwé, kàwé, kàwé, tí ó bá ti di tọ́jọ́ bá rọ̀ báyẹn, máa sinmi, máa sinmi. Bẹ́ẹ̀ni, èmi ò fi bẹ́ẹ̀ ṣe nǹkan báyẹn naa, màá kọ rí pé mo sinmi ni, ǹkan tí kò máa ń ṣe nìyẹn.

Gíga tó ga tó, gíga tí mo ga, mo gà but kò ṣe pé mo wà ga gan báyẹn rárá èmi ò fi bẹ́ẹ̀ ga gan bá yen. Nnkan tó kàn ṣẹlẹ̀ ni pé gíga mi kò ga lọ títí kò ṣe gíga tó ga lọ títí bá yẹn. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni kò ṣe gigá tó ga lọ títí toje pé iyan o ma máa bẹ̀rẹ̀

Ṣé o máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo má ń kọ nǹkan, mo má ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni, àwọn oríṣiríṣi nǹkan ni ẹ̀yàn lè kọ lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀mí ni data analysis, ẹ̀mi ni software, ẹ̀mi ni àwọn nǹkan loríṣiríṣi báyẹn òun ní èyàn lè kọ lórí Íńtánẹ́ẹ̀tì. Kò sí nǹkan tí ẹ̀yàn ó lè kọ lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Ẹn, mo fẹ́ràn kí ń rìn lókè, ṣùgbọ́n èmi ò tíì lọ síbẹ̀ rí. Boya tó bá di ọjọ́ kan, màá lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìrìn òkè. Mo fẹ́ràn ìrìn òkè, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n to bá jẹ́ pé tó bá di lọjọ́ kan o, màá lọ síbẹ̀. But báyìí, mi ò.

Ìgbà mélòó ni o máa ń fọwọ́ lójoojúmọ́? Ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́, tí bá ti pé, nǹkan tó ṣe ni pé tí bá ti fẹ́ jẹun, màá rí pé mò fọwọ́. Tí bá ti pé mo jẹun, màá rí pé mo fọ. Káṣà sọ pé bí èèmà àrùn lójúmọ́ kan, mo máa fọwọ́ bẹ́ẹ̀ ni. Ká sọ pé bí èèmààrùn lójúmọ́, mo máa fọwọ́ bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ni, ìgbà mí wà tó ṣe yí pé àfojúsùn mi níbi títà ọjà tí mò ń fẹ́, tí mò ń gbèrò ń pa. Ìgbà mí wà tó ṣe yí pé àfojúsùn mi, èè máa rí, ìgbà mí dẹ̀ ní àfojúsùn mi níbi ọjà títà mi, mi ò ní ríi.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ ni mo máa ń wo, mo máa ń wo ètò tẹlifíṣàn, bẹ́ẹ̀ ni mo máa ń wo, mo máa ń wo, bẹ́ẹ̀ ni mo máa ń wo ètò tẹlifíṣàn. Àwọn oríṣiríṣi ètò ló dẹ́ wa ni bẹ́. Èmi ni Big Brother Naija, èmi ni African Magic, èmi ni news tó máa ń ṣe láàárọ̀ láàrọ̀ yẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ síbi orin? Nígbà tí mo kẹ́yìn lọ síbi orin, mi ò tiẹ́lẹ̀, mi ò lè sọ pé ọjọ́ báyìí, i pé ígbà tí mo kẹ́yìn lọ síbi orin. Mi ò fẹ́ràn orin, mi ò like kí máa gbọ́ orin, mi ò like kí máa gbọ́ orin. Mi ò ń ṣe ẹni tó ń kúndùn orin, mi ò nífẹ̀ẹ́ sórin, èmi ò kúndùn orin. Alùkùr'án ni mo máa ń gbọ́, alùkùri'án.

Ṣé wọ́n máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Ati pé èmi ò ní ọjà tí mò ń ta, èmi ò ní, torí ìbéèrè yẹn mi ò lè dá, mi ò ní ọjà tí mò ń ta. Ati pé bá wọ́n ní ẹni tó ń tajà, tó ṣe máa ráyè láti máa jẹun pẹ̀lú àwọn oníbàárà. Mi o wá lè sọ bóyá wọ́n ti jọ jọ́ rẹ rí o, wọ́n mọ ara wọn rí.

Ìgbà mélòó ni o máa ń wo ju àwòrán? Ìgbà mélòó ni o máa ń wo ju àwòrán lójoojúmọ́? Èmi ò ráyè gbogbo yẹn, mo kò sáyé láti máa wo, íbó ni mo fààyè sí tí máa fi máa máa wo àwòrán lójoojúmọ́? Kò sáyé, kò sáyé gbogbo yẹn tí máa fi máa wo àwòrán lójoojúmọ́.

Ṣé mo ti lé ẹni kan kúrò ní ilé iṣẹ́ rí? Àkọ́kọ́ náà témi ṣe wàyií, èmi ò tí ní ilé iṣẹ́, mi ò tí ní ilé iṣẹ́. Tí ń dẹ bá ní ilé iṣẹ́ ni, ó ṣe é ṣe kí èmi náà lé òṣìṣẹ́ kúrò nilé iṣẹ́ torí pé òṣìṣẹ́ tí ò bá ṣiṣẹ́ rẹ̀ dáadáa, tí ò mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́, tó ṣe wi pé ó ń kó ìfà sẹ́yìn bá ilé iṣẹ́, oyẹ kí yàn lé ni, bí òṣìṣẹ́ tó ń jalè, bí òṣìṣẹ́ tí ò lòótọ́, oyẹ kí yàn lé e.

Kí ni ó máa, ó máa mú ẹ rẹ́rìn? Ohun tó máa mú mi rẹ́rìn, àkọ́kọ́ ná, ohun tó máa mú mi rẹ́rìn bóyá tí èèyàn bá ṣe nǹkan tó, ẹyẹ, tí èèyàn bá ṣe ohun tó pani lẹ́rìn náà ni, ohun tí èèyàn bá ṣe ohun tó pani lẹ́rìn, bóyá èèyàn ń ṣe eré ìdè, èèyàn ń ṣe nǹkan tó ṣe yí pé ó máa mú èèyàn rẹ́rìn sá.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Tí mo ṣe máa ń gbọ́ ìró wọn ni pé máa farabalẹ̀ máa tẹ́tí sí wọn. Ohun tí wọ́n fẹ́, ohun tí wọ́n ò fẹ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yàn gbọ́dọ̀ máa tẹ́tí sí àwọn oníbàárà torí pé, torí pé, ẹ́, ohun tí wọ́n ń sọ, ohun tí wọ́n ń sọ, ohun tó ń dùn wọ́n nípa ohun tí ẹ̀yàn ń tà ní.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ ni mo máa ń bá yàn sọ̀rọ̀ bẹ́ẹ̀, àti pé ẹ̀rọ ìgbésókè yìí, ẹ̀kan ni mo ti wọ̀ rí, mi ò sábà wọ̀, ẹ̀kan náà ni mo ti wọ̀ rí, ẹ̀kan náà ni mo ti wọ̀ rí, ẹ̀kan ni, ẹ̀kan ni mo ti wọ̀ rí.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ẹn, mi ò fẹ́ràn, mo fẹ́ràn rẹ̀, mo fẹ́ràn rẹ̀, mo fẹ́ràn kí n jókòó síbẹ̀ torí pé kò sí nǹkan tó máa ṣeyan ti eyan ba jókòó síbẹ̀. Torí pé tí ẹyan bá jókòó síbẹ̀, eyan a máa rí gbogbo ohun tó ń lọ. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, ìyán rí gbogbo ohun tó ń lọ.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan. Mo máa ra nǹkan, eyan lè ra bàtà, eyan lè ra góld, eyan lè ra fìlà. Oríṣìíríṣìí nnkan ni wọ́n ń tà lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe kan, Jumia, àwọn náà, àwọn jẹ́ nnkan tó ṣe pé o máa ń, a máa ń tà nnkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé mo máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, ilé ìjọsìn tí mo máa ń lọ, ilé ìjọsìn Mosque oun ni mo máa ń lọ. Bẹ́ẹ̀ ni oun ni ilé ìjọsìn tí mo máa ń lọ. Èmi ò ń lọ sí ilé ìjọsìn kan, màá kún bí a máa kọ́ lọ sí ilé ìjọsìn tí-- àfi tó bá jẹ́ pé Mosque, màá lọ sí ilé ìjọsìn tó jẹ́ Mosque. Bẹ́ẹ̀ ni ọ, ilé ìjọsìn tí èmi máa ń lọ ni yẹn.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Tí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi, ẹni tí yàn bá ṣàdéhùn fún mi, ó di dandan kí n rántí náà ni. Màá rí pé, tó bá, màá rí pé àdéhùn yẹn, máa, bẹ́ẹ̀ ni tí yàn bá ti ṣe àdéhùn, ó di dandan kí yàn rántí náà ni.

Ṣe o fẹ́ràn yiya awòrán? Èmi ò fẹ́ràn kí máa yà awòrán o. Mo kórira rè, mo kórira kí eeyan máa yà awòrán. Mi ò fẹ́ràn rẹ̀ rárá. Mi ò fẹ́ràn kí eeyan máa yà awòrán. Mi ò fẹ́ràn kí ó máa yà wòrán. Mi ò ti ẹ̀ like ki n máa yà awòrán ni. Torí pé nínu isláamu kò dá, kò dá kí eeyan máa yà awòrán.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Tí mo ṣe máa ń yanjú rẹ̀ ni pé, màá rí pé tí ẹ̀rọ mi tó bá ti bàjẹ́, màá rí pé mo lọ tún ṣe. Mo lọ fún àwọn tí wón mọ̀ ọ́n paẹ̀ẹ́ kí wọ́n bá mi tún ṣe. Ǹnkàn tí mo maá ń ṣe náà nìyẹn. Màá rí pé mo lọ tún un ṣe tó bá ti fẹ́ bàjẹ́.

Ṣé o ní ẹranko ọ̀sìn? A! Mi ò ní ẹranko ọ̀sìn o. Mi ò ní ẹranko ọ̀sìn. Ṣùgbọ́n ìyá mi ní ẹranko ọ̀sìn kan tí ó ń jẹ́ adìẹ bọ́ílà bẹ́ẹ̀ ni. Kódà gan, a sì jọ sọ̀rọ̀ lánàá. Wọ́n ní eyi tó ti tóbi dáadáa ni wọ́n. Nígbà tá wọ́n jáde tá ń máa fi dé, ó ti kú bẹ́ẹ̀ ni. A ti máa sin àwọn ẹranko ọ̀sìn. Ó gba kí èyán fọ́pọ̀ lọ sí.

Ìrọ̀rí mélò ni o máa ń lo? Ìrọ̀rí ẹyọ kan náà ti tó. Ìrọ̀rí ẹyọ kan náà ti tó tí èyàn bá fẹ́ sùn. Ìrọ̀rí ẹyọ kan náà ti tọ́ tí èyàn bá fẹ́ sùn. Kò dì gbá tí èyàn bá tó kó ìrọ̀rí tó pọ̀, bẹ́ẹ̀ ni ìrọ̀rí ẹyọ kan náà ti tó tí èyàn bá fẹ́ sùn. Ó ti tó.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Ìgbà tí mo mo ń fọ eyín lójojúmọ́, ẹ̀ẹ̀kan ni emí máa ń fọ eyín lójojúmọ́. Kò síwá burú tí yan bá ń fọ eyín le ní ẹẹ̀méjì lojúmọ́, ó wá pọ̀ ju ẹẹ̀méjì òtítọ́ kí eyan máa fọ eyín lójojúmọ́. Ṣùgbọ́n èmi ò, ẹ̀ẹ̀kan èmi máa ń fọ eyín ní ojojú, ẹ̀ẹ̀kan ni máa ń fọ eyín.

Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, mo sì, ọwọ́ ni mo máa ń fi ń kọ̀wé jù. Bẹ́ẹ̀dẹ̀ ni ìyọ́ tú lè fi, ẹ, ẹ̀rọ kọ̀m̀pútà láti fi lè kọ ìwé. Iyẹn tí eeyan bá ń type lórí kọ̀m̀pútà àbí kí eeyan ọ̀ lọ typewriter táwọn, èyí tí wọ́n ń lò láyé ọjọ́ sí tí kọ̀m̀pútà tó dé.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn iṣẹ́ rẹ rí? Bẹ́ẹ̀ni, ìgbéyàwó iṣẹ́ mi tó, ìgbéyàwó, ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn iṣẹ́, iṣẹ́ mi ṣe rí ni pé ó dára, ó dára. Tí èmi bá ń ṣiṣẹ́ níbìkan, mo máa ń fi gbogbo ara, mo máa n fi ṣiṣẹ́, mo máa n fi gbogbo ọkàn mo máa n fi ṣiṣẹ́. Maa rí pé mo ṣiṣẹ́ náà dáadáa.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Ẹ ó níí ṣe pẹ̀lú àsìkò tí eyan ba fe fi ṣan. Tó bá pé àsìkò tí mo máa n fi ṣiṣẹ́ yẹn, ẹ̀, o nílò wákàtí. Èèyàn máa fi wákàtí ṣise náà ni. Tó bá si je pé ìṣẹ́jú náà ni, òun ni èèyàn máa lo ìṣẹ́jú.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún òun ni oṣù, oṣù Zulhijjah àti oṣù Ramadan. Àwọn oṣù yìí ó dara púpọ̀, àdura máa ń gbà ninu re, gbígba àdura wa ńibẹ púpọ̀ gan an gbígba àdura wa ńibẹ púpọ̀ gan an.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Émi ò mọ̀ o, àti pé kò sí, kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. Kò sí nǹkan tí mo fẹ́ fi ìràwọ̀ ṣe. Kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. So mi ò ń wá ìràwọ̀ kankan kiri àbí pé bí àmo ń wá ìràwọ̀ kan, mi ò ń wá kiri. Èmi ò ń wá ìràwọ̀ kiri nítè èmi o, nítorí pé kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Àh! Mi ò lè rántí, mi ò lè rántí, mi ò lè rántí. Nígbà tí mo kẹ́yìn lọ sí ọjà mi ò lè rántí. Tó rí pé má sì lọ s'ọjà but bí ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ tin tó lọ s'ọ́jà, bẹ́ẹ̀ ni ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ tin tó lọ s'ọ́jà. Bọ̀ ń pé mo wá rántí ọjọ́ tí mo lọ s'ọ́jà kẹ́yìn báyìí mi ò ní rántí.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfuti- sọfuti- sọftiwẹẹrì rẹ? Ée, mo máa ń ṣe, mo máa ń ṣe. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń wò boya sọftware ni ó da àbí kò da. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe. Bẹ́ẹ̀ni, torí pé tí o ò bá ṣe ìmúdójúìwọ̀n software ènìyàn, ó máa ń rí bákan bákan ṣá. Kò ní jẹ́ kí àti-- kò ní jẹ́ kí fóònù náà kó yára dáadáa.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni èmi máa ń lo. Èmi ò ń lo ọwọ́ òsì o, torí pé ó lòdì sí èmi, ó lòdì sí ẹ̀sìn Islam kí èyàn máa lo ọwọ́ òsì. Torí pé ẹni tí ó bá ń lo ọwọ́ òsì ó fi kọ́ ṣe aṣeitan ni. Bẹ́ẹ̀ ni ẹni tí ó bá ń lo ọwọ́ òsì ó fi kọ́ ṣe aseitan ni. Lílọ ọwọ́ òsì ò da.

Báwo ni o ṣe máa ń tọ́jú eekanna rẹ? Tí mo ṣe máa ń tọ́jú eekanna mi, ẹhn máa rí pé mo yọ gbogbo àwọn ideti to wà n bẹ̀, màá rí pé mo yọ gbogbo àwọn ideti to wà n bẹ́. Màá dẹ rí pé, màá dẹ rí pé eekanna mi kò gùn jù. Eekanna mi ò gùn, kò gùn débi pé, ó máa wa gùn débi pe. Rárá mi ò ní jẹ́ kó gùn tó bá yẹn. Bẹ́ẹ̀ ni tí mo ṣe máa ń tọ́jú eekanna mi nìyẹn.

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí. Ìyẹn nkan tó dẹ̀ máa ń fa ni pé tí yan o bá bèrè ọ̀nà, èèyàn á sìnà. Bẹ́ẹ̀ ni, ó dá kí èèyàn máa bèrè ọ̀nà. Ó dá kí èèyàn máa bèrè ọ̀nà, tó pé tí èèyàn bá bèrè ọ̀nà, èèyàn á sìnà o, èèyàn á sìnà. Ó dá kí èèyàn máa bèrè, ẹni tó bèrè ọ̀nà kò ní sìnà. Bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìgbéjáde. Ohun ti ìgbéjáde tí mo dẹ̀ máa ń ṣe ni pé, bóyá èèyàn á lọ ṣe nǹkan kan tó ṣe yí pé ó máa jẹ́ kí ilé iṣẹ́ kó ní lọ síwájú, láti lè jẹ́ kí ilé iṣẹ́ náà kó tó rán dáadáa, láti jẹ́ kí àwọn èèyàn mọ ilé iṣẹ́ yẹn dáadáa.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà lẹ́ẹ̀kọ̀kan. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Kódà gan tí bá wọ ṣòkòtò àti bùbá, bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà rí. Kódà tí bá wọ, shirt àti trouser náà, mo máa ń wọ fìlà. But lásìkò yìí, mi òún sábà ń wọ fìlà. Mi ò mọ̀ kó tó dé, kò kò wá sí mi lára kí n máa wọ fìlà náà ni.

Ṣé o ní àgbàlá òjò? Àti pé èmi ò tí ì ní ilé tí mò ń gbé, mi ò tí ì ní ilé tí mò ń gbé. But àwọn tí wọ́n máa ń kọ́lé wọ́n máa ń ní àgbàlá òjò, to ṣe pé tí òjò bá ń rọ̀, omi a máa gba ibẹ̀ yẹn sọ̀kalẹ̀. Ó de máa jẹ́ kí wọ́n máa ríbi pọ́nmi.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò ǹkan? Bẹ́ẹ̀ ni, ó dá kí eeyan máa fi ètò fún gbogbo ǹkan, kí eeyan máa ṣètò fún gbogbo ǹkan. Torí pé tí eeyan o bá ní ètò, ohun tí eeyan bá fẹ́ ṣe kò ní lọ gerege. Ohun tí eeyan bá ń ṣe òun kò ní, kò ní ṣe dáadáa. Ó dá kí eeyan máa fi ètò sí gbogbo ǹkan, kí eeyan máa fi, kí eeyan máa ṣètò sí gbogbo ǹkan. Ó dá, bẹ́ẹ̀ ni, ó dá kí eeyan máa ṣètò sí gbogbo ǹkan.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Nígbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́, òun ni nígbà tí, tí mo kúrò láti Ikorodu tí mo lọ sí Island tí mò ń wá isẹ́ kiri. Bẹ́ẹ̀ni, ìgbà ẹ́ mo rìnrìn àjò lọ fún isẹ́. Bẹ́ẹ̀ni, mo rẹ bá, mo padà rí isẹ́, isẹ́ tí mo dẹ̀ rí Chicken Republic ni.

Ṣé o máa ń, sé o máa ń sáré? Èmi ò ń sáré o, mi ò sábà ń sáré. A! Ó ti wá rẹ mí n sín ọjọ́ ti pẹ́ mi ò sábà ń sáré báyẹn. Ó ti rẹ mí nísìn, ọjọ́ ti pẹ́, mi ò sábà ń sáré báyẹn. Bẹ́ẹ̀ni, mi ò ń sáré. Ó ti rẹ mí nsín, ọjọ́ ti pẹ́.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń fọ ọkọ́ mi, èmi ò tíì lọ okọ́ báyìí, mi ò tíì ní ọkọ́, mi ò tíì ní ọkọ́, mi ò tí ì lọ kọ́ báyìí. Bí a ti bá padà ní ọkọ́, but báyìí mi ò tíì ní ọkọ́, mi ò tíì ní ọkọ́. Bẹ́ẹ̀ni mi ò tíì ní ọkọ́ tí mo ní báyìí, mi ò tíì ní ọkọ́

Ṣé o máa ń wọ ìbọrùn? Èmi ò ń wọ ìbọrùn o, mi ò ń wọ ìbọrùn, mi ò ń wọ ìbọrùn rárá. Mi ò ń wọ ìbọrùn, torí pé obìnrin ló sábà máa ń ṣe gbogbo ǹkan báyẹn. Ọkùnrin lèmi, mi ò rí ìbọrùn àwọn ọkọ báyẹn, mi ò ráyè rẹ̀, mi ò ráyè rẹ̀ rárá pé kí wọ́n máa wọ ìbọrùn. Mi ò raye gbogbo àwọn nkan báyẹn. Obìnrin ló máa ń ráyè lo máa nwọ ìbọrùn.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Irú fóònù alágbèéká tí mò ń lò, òun ni Techno spark 20. Òun ni mò ń lò, bẹ́ẹ̀ ni. Tecno tí mò ń lò, Tecno spark 20 òun ni mò ń lò. Bẹ́ẹ̀ ni, fóònù tí mò ń lò níyẹn Tecno spark 20. Fóònù náà sì dára gan-an, 5,000 ni bátírì rẹ̀.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ẹ̀, mi ò tí ì máa lọ sí ibi iṣẹ́ báyìí. Mi ò tí ì máa lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n, ó wá pẹ́ jù ìrìn-àjò lọ sí ibi iṣẹ́ kọ́ gbúdọ ju, kọ́ gbúdọ tó wákàtì. Torí pé tí ènìyàn bá pẹ́ dé ibi iṣẹ́, àwọn ilé iṣẹ́ wọn á gba, wọn á yọ owó kurò nínú iṣẹ́ tí èeyàn ṣe, bẹ́ẹ̀ ni.

Oṣù wo ni a bí ọ? Wọ́n bí mi ní 1998, 13 June. Òun ni wọ́n bí mi. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ọjọ́ tí wọ́n bí mi nìyẹn. Oṣù tí wọ́n bí mi nìyẹn. Bẹ́ẹ̀ni, ọjọ́ tí wọ́n bí mi nìyẹn. Bẹ́ẹ̀ni, oṣù tí wọ́n bí mi nìyẹn. Wọ́n bí mi ní 1998, 13 June. Ọjọ́ tí wọ́n bí mi nìyẹn.

Ṣé o ní àwòrán lára? Émi ò ní àwòrán lára o. Mi ò ní àwòrán lára rárá. Kò da, mi ò sì kò rà rẹ̀, kò dà gan. Àwọn eni tí wọ́n ń ṣe, wọn kò yẹ kí wọ́n má ṣe, nítorí kò da kí èyàn ní àwòrán lára. Kò da rárá, kò da, kò da kí eyan ní àwòrán lára.

Kí ni ó máa ń ṣe ní àsálẹ? Oun tí máa ń ṣe ní àsálẹ, a, kò jú pé kí n sun náà lọ. Èmi ò ní ṣe nǹkan tó ju báyẹn lọ. Kí n sun, torí pé kí ni mo fẹ́ máa ṣe lásálẹ́? Kò sí nǹkan tí mo fẹ́ máa ṣe ju pé kí n sun náà lọ. Bẹ́ẹ̀ ni, kò jú pé kí n sun náà lọ. Bẹ́ẹ̀ ni nǹkan tí màá ń ṣe lásálẹ́ nọni kí n sun.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Èmi, èmi lẹ́yìn kí n wọ ago, ó ti tán, kí n dè wọ ọ̀ṣọ́ gidi, nkan tí máa ń wọ̀ náà nìyẹn. Àwọn ọkùnrin kan dẹ̀ wà tó ṣe yí pé, torí pé ọkùnrin lẹ́mi, obìnrin ló tún máa ń kúndùn kí wọ́n máa wọ ohun ọ̀ṣọ́, kí wọ́n máa múra, kí wọ́n máa ṣe gbọgbẹ́. Èmi dè ẹ́ ni, lẹ́yìn tí bá ti wọ ago, ago tó da, kí n dè wọ ọ̀ṣọ́ tó da, kí n wọ bàtà tó da, àwọn ọ̀ṣọ́ tí èmi máa ń wọ̀ nìyẹn.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? A! Kò si eyi te mi ò fẹ́ràn bẹ́ẹ̀ àti ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ alẹ́ kò si eyi te mi ò fẹ́ràn bẹ́ẹ̀. Gbogbo ee náà ló da, gbogbo ee ló ṣe déédé ara mi. Kò si eyi te mi ò fẹ́ràn bẹ́ẹ̀. Ìmọ́lẹ̀ òwúrọ̀, òhun ni pé ẹ́ẹ́ ojú ọjọ́ ọ ti, ọ ti mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni kò ṣi eyi tó ko dà nbẹ̀

Ṣé o ti lọ ṣodẹ rí? Sé o ti lọ ṣọdẹ rí? Èmi ò lọ ṣọdẹ o. Kí ni o fẹ lọ ṣe lọ dẹ? Èmi ò ṣe àwọn tí wọ́n máa ń pa nǹkan nínú igbó. Mùsùlùmí lè mí ni, èmi ò ní. Kí ni o fẹ fọ dẹ ti-- though ó dá kí ọmọ ṣọdẹ o. Tí èèyàn bá n ṣọdẹ, kò sí nkàn tí ó burú bẹ. Kí èèyàn bá n ṣọdẹ, eeyan ń wá ohun tí o fẹ pa jẹ náà ni, kò sí nkàn tí ó burú bẹ.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Maa ń para dáadáa. Orúkọ ìpara tí mo dé ń lò ni Vaseline. Bẹ́ẹ̀ni, ó máa ń jẹ́ kí ará mi dán. Ó sì máa ń jẹ́ kí ará mi kó, kó mọ́ dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìpara bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n mi ò kí ń lo ìpara tó ṣe pé a jẹ́ kí àwọ̀ mi ko rí dákudà.

Àkókò, àkókò wo nínú ọjọ́ wo lo fẹ́ràn jù? Mo ní ọjọ́ Friday. Ọjọ́ Friday yẹn mo fẹ́ràn jù. Ó wà ní àkókò kan nínú ọjọ́ Friday tó ṣe pé tí ẹ̀yán ba ti kírun ago mẹ́rin tán tí alẹ́ máa fi ṣú. Àkókò kan wà tó ṣe pé àdúà máa ń gba bẹ́ẹ̀ gan. Àdúà máa ń gba. Mo fẹ́ràn àkókò yẹn púpọ̀ jù. Mo fẹ́ràn àkókò yẹn púpọ̀ jù.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn kí máa mu àwọn mímu tó ṣe pé kò ń pà yàn lára, kò ń jẹ́ kí yàn sọpọ̀ lọyanu, àwọn mímu tó ṣe pé ó dá lára, ìwọ̀n ni mo fẹ́ràn kí máa mu. Àwọn tó ṣe pé tí yàn bá mu, kò ní jẹ́ kí yàn ṣẹ̀ sọ lọ́un.

Ṣé o fẹ́ràn jiyàn? Èmi ò fẹ́ràn kí ń máa jiyàn ó Èmi ò fẹ́ràn kí ń máa jiyàn. Èmi ò fẹ́ràn kí ń máa jiyàn. Rárá, mi ò fẹ́ràn kí ń máa jiyàn. Jíjiyàn wàhálà ló máa ń dálẹ̀. Jíjiyàn, ó sì máa ń fa, ó sì máa ń fa kí ń yan, kí ń yan ìjà. Ìjà ló máa ń fà láàárín èèyàn bẹ́ẹ̀ ni.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Èmi ò ní pàtó oúnjẹ kan tí mo máa ń jẹ l'òwúrọ. Lópin igbà tó ṣe pé oúnjẹ yẹn, oúnjẹ yẹn dára. Kò un se oúnjẹ tó bàjẹ́, oúnjẹ gidi ni. Màá jẹ, bọ̀ mú pé mo wàá ní oúnjẹ pàtó kan tí mo máa ń jẹ. Rárá, mi ò ní oúnjẹ pàtó kan tí mo máa ń jẹ l'òwúrọ. Mi ò ní oúnjẹ pàtó kan.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ sisẹ́? Tí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́, màá rí pé mo bá wọn ṣiṣẹ́ dáadáa, màá rí pé iṣẹ́ ta n ṣe, a ń gborawa ayé lórí ẹ̀, bẹ́ẹ̀ni a ń ṣiṣẹ́ náà dáadáa, bẹ́ẹ̀ni tí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́ nìyẹn. Ìṣe, màá rí pé iṣẹ́ gidi ni iṣẹ́ tó ṣe pé a máa ṣe dáadáa ni, tí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́ nìyẹn, bẹ́ẹ̀ni tí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́ nìyẹn.

Ibi wo lo fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù, mo fẹ́ràn kí má lọ síbi tó ṣe yí pé, ibi tó da, ibi tó ṣe yí pé kò ṣe ibi tí wọ́n tí ń ṣẹ̀ṣẹ̀ kú ṣe, ibi tó ṣe yí pé mo dẹ̀ le lọ sí ibi tí bóyá mo fẹ́ lọ gbádùn ara mi, má lọ sí ilé oloúnjẹ, má lọ jẹun, má mú ohun tó da. Ehén. Mo lè fẹ́ràn kí má lọ bẹ́yẹn.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé lákòókò. Bẹ́ẹ̀ni, mo máa ń dé lákòókò. Tí wọ́n bá sọ pé kí n dé nígbà iye báyìí, bẹ́ẹ̀ ni màá dé. Màá dé nígbà tí wọ́n sọ fún mi yẹn. Bẹ́ẹ̀ ni, mo máa ń dé lákòókò. Mo má ń dé lákòókò. Bẹ́ẹ̀ ni, ó dáa kéèyàn máa dé lákòókò níbi iṣẹ́

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bẹ́ẹ̀ni, màá rí pé mo farabalẹ̀, màá rí pé iṣẹ́ náà mo farabalẹ̀ ṣe. Tí n bá ti rí pé ìṣòro wà, màá fi ọkàn ará mi balẹ̀. Mi ò ní jẹ́ n pé ìbẹ̀rú kò kú sí mi lọ́kàn. Màá rí pé mo farabalẹ̀ dáadáa. Nígbà náà, màá rí pé mo farabalẹ̀.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà. Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà. Bẹ́ẹ̀ni, eh tí, tó bá yẹ kí n di ọjà bẹ́ẹ̀ ni. Tí ó, tí ò bá yẹ kí n di ọjà mi ò ní di ọjà àabò.

Ba-bawo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Tí mo ṣe máa ń ṣètò láàárín àwọn ẹlẹgbẹ́ mi, màá rí pé ká jọ foríko orí, ká jọ ronú papọ̀. Báwo la ṣe fẹ́ ṣètò nǹkan tí a fẹ́ ṣe? Oníkáluku á mú ìmọ̀ràn wá, oníkaluku á sọ tiẹ̀. Bẹ́ẹ̀ni tí mo ṣe máa ń ṣètò nìyẹn.

Ṣé o ti rìn? Sé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin? Mi ò tíì rin ni ọkọ̀ ojú irin, mi ò tí ì wọ̀ rí, mi ò tí wọ̀ rí bẹ́ẹ̀ ni, mi ò tí wọ̀ rí. Ṣùgbọ́n ọjọ́ kan sì wà tí jẹ pé máa wọ, ọjọ́ náà ń bọ̀, ọjọ́ náà ń bọ̀, bẹ́ẹ̀ ni ọjọ́ náà ń bọ̀. Màá sì máa wọ ọkọ̀ ojú irin, ọjọ́ náà ń bọ̀.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó? Nígbà wo ni o máa ń ṣe, nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Ìgbà tí màá ṣe ìmọ̀tótó ilé, gbogbo ìgbà mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi, gbogbo ìgbà ni, gbogbo ìgbà. Torí pé kò dá kí inú ilé tí èyán gbé kó dẹ́tì, gbogbo ìgbà mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi. Gbogbo ìgbà máa ń ṣe, gbogbo ìgbà ni màá ń ṣe, gbogbo ìgbà oun ni máa ń ṣe ìmọ̀tótó ilé mi.

Ṣé o máa ń gba àwọn ímélì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń rí, mo máa ń gba àwọn ímélì àìwúlò, àwọn ímélì tí ò wúlò, tẹ́lẹ̀ pé pé ya àwọn tí wọ́n fẹ́ lù yàn jìbìtì. Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì yẹn, àwọn ímélì tí ò da, àwọn ímélì tí ó je pé kò ní ṣàǹfààní fún yàn rárá. Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì ẹ̀nà, màá gba, bẹ́ẹ̀ni, màá gba.

Ṣé o ní ọkọ̀? Èmi ò ní ọkọ̀, mi ò ní ọkọ̀. Ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ tó ṣe pé èmi náà á ní ọkọ̀. Ọkọ̀ tó sì dára ni mo fẹ́ ní, ọkọ̀ tó ṣe yí pé ọkọ̀ gidi, ọkọ̀ gidi bẹ́ẹ̀ni mọ́tò tó ẹ, ọkọ̀ tó sì wù mí kí ń kókó rà. Oun ni ọkọ̀ G-wagon, G-wagon bẹ́ẹ̀ni àti Benz.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Tí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Àti pé èmi tí ẹ ń rí, èmi ò ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi o. Èmi ò ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi rárá. Mi ò ń ṣe, mi ò ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Mi ò ń ṣe e. Torí pé mi ò like kí emi máa ṣe ọjọ́ ìbí, àjọyọ̀ ọjọ́ ìbí. Mi ò fẹ́ràn rẹ̀

Ṣé o, ṣe o mọ bí a ti ń fò? Émi ò mọ ibi tí a ti ń fọ̀n o. Èmi ò mọ, mi ò mọ. Èmi ò ti è mọ bẹ́ẹ̀ ni. Tí, à ti pé èmi tí ẹ̀ ń rí yìí, ó náwọ̀ nǹkan tó ṣe yí wipé tí ẹ̀ ń béère mi. Ọpọlọ ni mo fi ń gbé. Tí pé yó, tí ẹ bá, tí ẹ bá máa rí mi dáadáa, Yorùbá èkó ni mò ń sọ. Bẹ́ẹ̀ ni, èmi ò fi bẹ́ẹ̀ mọ gbogbo àwọn, àwọn ǹkan báyẹn.

Awo wo ni o fẹ́ràn jù? Awo tí mo fẹ́ràn jù. Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn awo kankan. Mi ò ń gbọ́ orin, mi ò ń gbọ́ orin ti e ṣe ń ri mi yii, èmi ò ń gbọ́ orin. Tí máa fi wá fẹ́ràn awo kan, mi ò ń gbọ́ orin. Kí eeyan máa gbọ́ orin nínú ẹ̀sìn Islam, kò n se ǹkan tó bo jú mu, kò n se ǹkan tó bo jú mu. Eeyan gbudo máa gbọ́ ohun tó da, ohun tó da ni eeyan gbudo máa gbọ́

Ṣé o máa ń ṣe àtúnlo, ṣe o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ ni, màá ṣe àtúnlo nǹkan. Bẹ́ẹ̀ ni, màá ṣe àtúnlo nǹkan dáadáa, torí pé kò sí kó tó burú n bẹ́ẹ̀ tí èèyàn bá ṣe àtúnlo nǹkan. Lópin ìgbà tó ṣe pé nǹkan yẹn ó ṣiṣe lo, àti pé ṣe bí èèyàn náà ló ń lò, kò ṣe pé ẹranko ni. Èèyàn lè lò ó, kò sí kó tó burú n bẹ́ẹ̀. Èèyàn lè lò ó, èèyàn lè lò ó, kò sí kó tó burú n bẹ́ẹ̀.

Oúnjẹ wo ni ó mọ̀ bí a ti ń ṣe dáadáa? Oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa, òun ni oúnjẹ Mo mọ̀ rice ṣe dáadáa. Rice mo mọ̀ ṣe dáadáa ni. Mo mọ̀ ṣe gidi. Bẹ́ẹ̀ ni mo mọ̀ ṣe dáadáa. Bee oúnjẹ tí mo mọ̀ ṣe jù nìyẹn. Mo mọ̀ bí wọ́n ti ń ṣe se rice dáadáa. Bẹ́ẹ̀ ni mo mọ̀ ṣe.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Tí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, àwọn tó ṣe yi pé tó bá lòótọ́ tó bá lè ṣiṣẹ́ dáadáa, àwọn tó ṣe yí pé tí èèyàn o bá sí pẹ̀lú wọn, wọ́n á ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bi, gẹ́gẹ́ bi ti, gẹ́gẹ́ bi, gẹ́gẹ́ bi kí wọ́n ṣe ṣẹ. Àwọn tó ṣe pé tí èèyàn ò bá sínbẹ̀ wọ́n á ṣiṣẹ́ dáadáa tí wọn ò kí ń ṣe kíni.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Àh emi ò ní orúkọ ìnagijẹ o. Mi ò ní orúkọ ìnagijẹ. Abdulqudus lemi, loruko mi mi ò ní, mi ò ní orúkọ ìnagijẹ kankan. But àwọn kan wa tó jẹ pe won máa ń ní orúkọ ìnagijẹ, but emi ò, mi o ní orúkọ ìnagijẹ kankan. Mi ò ní, mi ò ní orúkọ ìnagijẹ kankan.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára. Bẹ́ẹ̀ni ojú mi dára. Ojú mi ń dára dáadáa. Kò sí nǹkan tí ó ṣe ojú mi. Ojú mi dára. Kò sí nǹkan tí ó ṣe ojú mi. Ojú mi ń ríran dáadáa. Ojú mi ò dẹ̀ kí ń yọ ipin. Ojú mi ń dára dáadáa ni. Ojú mi dára. Bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? A! Èmi ò kí ń bínú tí bá wà nínú ọkọ̀ o. Èmi ò kí ń bínú o. Nítorí pé tí èèyàn bá lọ bínú nǹkan tí ò ṣe, ẹ̀ ǹkan mí lè ṣẹlẹ̀. Èmi ò kí ń bínú tí bá wà nínú ọkọ̀. Èmi ò kí ń bínú. Èmi ò kí ń bínú tí bá wà nínú ọkọ̀. Mi ò kí ń bínú.

Ṣé o ti ṣe, ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? À, èmi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí o. Èmi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí tí mo ṣe wàyí. Ìṣe ọ̀fẹ́ kẹ́. Èmi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí o. Èmi ò tí ẹ ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Èmi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí rárá rárá ni. Èmi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Ṣé o ti lọ sí agọ rí? Tè mi ṣe wà yì, èmi òún lọ sí agọ. Mi ó ń lọ sí agọ ti mi ṣe wà yì. Mi òún lọ sí agọ. Mi ò tí ì ń lọ ni, kò síkàn tí mo fẹ́ lọ síbẹ̀. Mi ó lọ sí agọ kankan. Bí mo rà è, mi ó lọ sí agọ kankan. Mo fẹ́ lọ se ń bẹ̀, mi ó lọ sí agọ kankan.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Èmi ò ń kọrin. Bí mo ṣe wà yì mi ò tíe ń kọrin ni. Orin wò, mi ò tíe ń kọrin rárá rárá ni. Mi ò ń kọrin. Èmi ò tíì ń kọrin ni. Kín mo fẹ́ forín ṣe. Kò sí nǹkan tí mo fẹ́ forín ṣe? Mi ò ń kọrin. Èmi ò tíe ń kọrin. A ti kọ́ kẹ́lẹ́ a ti kọ́ jàke, kò sí ẹ̀yí tí èmi máa ń ṣe ń bẹ̀

Ẹgbẹ́ eré, ẹgbẹ́, ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Èmi ò nífẹ̀ẹ́ ẹgbẹ́ eré ìdárayá kankan tí mo se wà yii, mi ò ní, mi ò nífẹ̀ẹ́ ẹgbẹ́ eré ìdárayá kankan. Mi ò nífẹ̀ẹ́ ẹgbẹ́ eré ìdárayá kankan. Mi ò tiẹ́ ní ìfẹ́ sí ẹgbẹ́ eré ìdárayá kankan. Mo sa mọ̀ wipé mo, mi ò nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ eré ìdárayá kankan.

Ṣé o fẹ́ràn rá oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun ní òpópónà, mo máa ń jẹun, màá jẹun bẹ́ẹ̀, kò sí ńkan tó burú bẹ́ẹ̀ tí o bá jẹun ní oúnjẹ òpópónà, kò sí ńkan tó burú bẹ́ẹ̀. Torí pé ńkan tí ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn jẹun ní òpópónà ni pé oúnjẹ tó máa ń tà nínú, nínú yàrá níbi tí wọ́n ti ń ta oúnjẹ ń wọ́n.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? A, ẹ, ìgbà mí wà tó ṣe pé mo máa ń ní ìrora. Ìgbà mí dè é ni mi ò kí ni, mo kì í ní ìrora. Mo máa ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ṣe wá ní, mi ò kí ní ìrora kankan. But ìgbà mí ìrora máa ń dé bá mi nígbà tí màá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ẹlòmíì. Bí àwọn ibi tí mi ò tíì sọ̀rọ̀ rí. But àwọn tí mo ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi ò kí ní ìrora kankan.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni òun ni òru. Nígbà tó bá di, tó bá ku ìdá mẹ́ta òru. Ígbà ye mo fẹ́ràn kí máa dìde, kí máa bẹ Ọlọ́un, kí máa jọ́ṣi fọ́loun torí pé àdúrà máa ń gba ń bẹ gan. Àdúrà máa ń gba níbẹ̀ gan. Àti nígbà tí a bá kí àṣubàtọ̀ títítítítí tí àrọ̀ máa fi dé.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Èyí tí mo máa ń fi pamọ́, mo má ń lo drive. Mo máa ń tọ́jú àwọn dọ́kúmẹ́ǹtì mi. Bí lápèjùwe, mo jẹ́ akẹ́kọ̀ọ́. Só tí àwọn lecturer wa tó bá sẹ́ńdì àwọn fáìlì, àwọn materials sí wa tá lọ ká, màá fi pamọ́ sórí cloud. Ó lè wúlò fún mi gan.

Báwo ni o ṣe máa ń rìn lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń ní sùúrù, mi ò kí ń kánjú, mi ò kí ń kánjú. Bóyá ìlà kan ti wà, ó ti wà nlẹ̀ tẹ́lẹ̀, ibi tí tó bá jẹ́ kí, ibi tó bá yẹ kí n dúró sí ni màá dúró sí. Mi ò ní ṣíwájú àwọn ènìyàn tó ti wà ní lórí ìlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu, mi ò kí ń mu òògùn lójoojúmọ́ o. Ìgbà to ṣe wipé kò ń ṣe ojoojúmọ́ ló máa ń rẹ mi. Ẹni tí ó bá ń mu òògùn lójoojúmọ́, a jẹ ń pé ẹni yẹn ó ti láìsàn ni. Iru nkàn báyẹn dẹ ni, kò dẹ dáa. Ó túmọ̀ sí pé láìlò òògùn, ẹni yẹn o lè lá làáfíà. Ẹ̀mí ò kí ń mu òògùn lójoojúmọ́, kódà ó ti rẹ mi níìsín, ọjọ́ ti pẹ́

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀, mo fẹ́ràn kí n wọ ìbọ̀sẹ̀ tó ṣe yí pé kò ní fún mi léṣe de bi ò máa wa bẹṣẹ mi jẹ. Mo fẹ́ràn ìbọ̀sẹ̀ tó ṣe yí pé ó máa ṣe rẹ́gí léṣẹ mi, kò ní tóbi jù kò dẹ̀ ní fún mi lọ títí tó ṣe pé tí mo bá rìn kò ní máa ní mí lára.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi, mo mọ̀ wọ́n dáadáa. Mo mọ̀ wọ́n dáadáa. Kò sí tí eeyàn ṣe máa wà l'ádúgbò kan tí òní mọ àwọn aládùúgbò rẹ̀, àwọn tí àwọn ará ilé rẹ kò sí ọgbọ́n tí eeyàn oo ṣe ni mọ̀ wọ́n. Torí pé ayafi tó bá jẹ́ pé ẹniyen oo ba eni kankan sọ̀rọ̀, ó kàn máa ń dá wà ní.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà, èmi ò tí máa ṣiṣẹ́ báyii, akẹ́kọ̀ọ́ ní mi, ilé ìwé ni mò wà. Mi ò tí máa ṣiṣẹ́ rárárárárára ni. So nígbà kan tí mò ń ṣiṣẹ́, owó tí mò ń gbà, mò ń gbà, seventeen thousand ni mò ń gbà. Seventeen thousand nígbà tí mò ń ṣiṣẹ́, òun ni mò ń gbà. Tí mò tí ní ìyàwó, tí mò tí ní bùkátà kankan.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni pé mo fẹ́ràn kí n wà láìsí pé ibi tí mo wà wàhálà máa ń bẹ. Mo sì fẹ́ràn kí n lówó lọ́wọ́, kí n máa jẹ ohun tó, tó, tí mo fẹ́, tí máa jẹ ohun tó ń wù mí kí n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni.

Ṣé o ma ń rọrùn nígbà tí o bá ń sùn? Èmi ò kí ń rọrùn o, mo jẹ́ èèyàn kan tó ṣe pé èmi gán kórira rẹ̀. Àwọn ẹni tí wọ́n bá ń họrun, wọ́n máa ń ni àwọn tí wọ́n bá ń sùn sí, tó bá sùn sí wọn lẹ́gbẹ̀ẹ́, wọ́n máa ń ni wọ́n lára ni torí pé, ooo á, báwo nì yàn ṣe ma ma họrun kò lè dùn mọ́yàn torí pé ó máa le gan, ó máa le gan.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Àwọn oníbàárà tuntun, èmi ò tíì ní ọjà tí mò ń tà, mi ò tíì ní òwò tí mò ń ṣẹ, bẹ́ẹ̀ ni ó dá kí eyan máa pe àwọn oníbàárà tuntun bẹ́ẹ̀ ni. Torí pé tí ìyẹn bá ń wọ oníbàárà tuntun tí eyan ń pe wọn, ìyẹn a jẹ́ kí àwọn oníbàárà kò pọ̀ ni. Bẹ́ẹ̀ ni tí oníbàárà ṣe bá ń pọ̀ bẹ́ẹ̀ ni ọjà máa máa, ó sì máa yá ní títà.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ẹn, àwọn tí wọ́n má mọ, àwọn tí wọ́n má mọ̀ nígbà tí ọjà tuntun máa jáde, àwọn ni àwọn tí wọ́n ń ṣe ọjà. Tọ́ bá ti rí pé ọjà tó wà nílẹ̀ kò pọ̀ mọ́, wọ́n àwọn ni wọ́n má mọ̀ pé ok o, a ti fẹ́ sọ ọjà tuntun mì ó. Àbí tó ṣe yín pé àwọn tí wọ́n ń sọjà wọ́n ti ro nú pé ok, káwọn tu ṣe báyìí, káwọn tu gbé oríṣì ọjà mì jáde tí àwọn èèyàn máa máa rà dáadáa.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, èmi máa ń dáàbò bo ìkọ̀kọ̀ ayé mi. Mi ò ń fẹ́ kí, mi ò ní fi ìkọ̀kọ̀ ayé mi hàn sórí íńtánẹ́ẹ̀tì. Mi ò dẹ́ní jẹ́ kí àwọn èèyàn mọ ohun tí mò ń ti ti ti mo ń banújẹ́ le lórí. Mi ò dẹ́ni mọ ohun tó ṣe yí pé kò yẹ kí àwọn èèyàn mọ̀ bóyá èèyàn ń ṣe ìbálòpọ̀ àbí ọ̀rọ̀ kan tó wáyé láàárín ẹbí, mi ò kí n mi ò kín gbé sórí íńtánẹ́ẹ̀tì.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Nígbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn, mi ò rántí mọ́, torí pé mo ti lọ sí ilé oúnjẹ ń pé kí lọ jẹun ní ìsìn ọjọ́ ti pẹ́, mi ò rántí mọ́, mi ò rántí, mi ò rántí ẹ̀mí tí mò ṣe because mi ò ní oúnjẹ tí mò ń sè nílé, mo ro oúnjẹ.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Mo féràn àwọn ohun tó ṣe yẹ pé bí oyin tí wọ́n máa ń fi sí i, bí oríṣiríṣi bí ẹja tí wọ́n máa ń fi sí i, àti àlùbọ́sà tí wọ́n máa ń fi sí i. Oríṣiríṣi nǹkan ni mo féràn nípa pizza mi bẹ́ẹ̀.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Irú ẹ̀bùn tí mo fẹ́ kí n fún awọn eniyan ẹ̀bùn tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ni, àti pé ẹ̀bùn tó ṣe pé ó máa tó máa jọjú ẹ̀bùn tó ṣe pé wọ́n ó nílò rẹ̀ ni tó máa wúlò fún wọn kó ṣe pé máa kọ fún wọn ẹ̀bùn lásán.

Ṣé o, ṣe o ti lu etí rẹ? Rárá mi ò lu etí mi o, mi ò tiẹ̀ lé lu láyé ni. Torí pé lọ́dọ̀ tèmi kò da kí èèyàn máa lu etí. Obìnrin ló lè máa lu etí torí pé Islam ò faramọ́ kí ọkùnrin máa ṣẹ bí obìnrin àbí kí obìnrin kó máa ṣẹ bí ọkùnrin. Obìnrin ló máa ń lu etí, ló máa ń fi yẹtí ṣẹ́ etí.

Nígbà wo ni ó máa ń fọ aṣọ? Ìgbà tó yẹ kí èèyàn máa fọ̀ṣọ. Ìgbà tí mo máa ń fọ̀ṣọ, tó bá ti di pé tí aṣọ mi bá ti fẹ́ máa pọ̀, òun ní mo máa n fọ̀ṣọ. Mi ò ní jẹ́ kí aṣọ mi kó pọ̀ títí ó máa fọ̀ torí pé ó máa ka mi láyà, ó máa ka mi láyà. Mọ máa rí pé aṣọ mi kò kí ń pọ̀ gan tító máa fọ̀

Ṣé o mọ bi tí a, ṣe o mọ bi a ti ń ṣe ìrànwọ́ àkókò? Èmi ò mọ bi wón ti ń ṣe ìrànwọ́ àkókò. Èmi ò tíì mọ̀ ní, mi ò tíì é mọ bi wón ti ń ṣe. Àwọn tí wón mọ, àwọn tí wọ́n máa ń lo ago dáadáa dé, wón lè mọ ń pa rẹ̀ ṣùgbọ́n èmi, mi ò mọ ń pa rẹ̀. Mi ò mọ̀

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Mi ò fẹ́ràn kí n má lọ bẹ̀ o. Mi ò fẹ́ràn kí má lọ bẹ̀ rárá. Mi ò fẹ́ràn kí má lọ bẹ̀. Ṣùgbọ́n àwọn nkan nífẹsí ṣá, àwọn tí wọ́n máa ń lọ sí òkun, àwọn tí wọ́n máa ń lọ síbẹ̀. Bọ̀ émi, mi ò fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn sí máa lọ sí gbogbo àwon nkan bá yẹn, ibi tí ma máa bá mi lẹ́rù.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ó ní í ṣe pẹ̀lú tí bá ṣe ní okun sí oun ni máa ṣe, tí máa ṣe ṣiṣẹ́ dáadáa. Tí bá ṣe ní okun dáadáa wọ́n ni máa ṣe ṣiṣẹ́. Tí mo bá lókun, mo lè, mo lè má ṣiṣẹ́ dáadáa. But ó pọ̀ ju wákàtí tí mo máa fi ṣiṣẹ́ ká sọ pé wákàtí bi márùn-ún wákàtí márùn-ún.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Tí mo bá ṣẹ̀yàn, màá tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn, màá ní kó má bínú. Bẹ́ẹ̀ ni, tí mo bá ṣẹ̀yàn, màá tọrọ àforíjì lọ́wọ́ wọn, màá ní kó má bínú. Tí mo bá ṣẹ̀yàn, màá tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn. Bẹ́ẹ̀ ni, tí bá mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa, màá tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Èmi ò sábà sùn lọ́sàn-án. Mi ò sábà sùn lọ́sàn-án ara mi. Ohun tí ẹ̀ n sábà sùn ni. Mi ò sábà sùn lọ́sàn-án, oorun o sá Orun ò kí n sábà kún mi lọ́sàn-án. Mi ò sábà sùn. Mi ò sábà sùn lọ́sàn-án. Torí pé mi ò sábà sùn.

Kí ni o máa n, kí ni o máa, kí ni o máa ń ṣe láti tàyọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ɓẹ́ẹ̀ ni, nǹkan tí mo kọ máa ń ṣe ni pé màá rí pé mo ṣe dáadáa sí wọn, mo dùn wọ́n nínú, mo jẹ́ k'órí wọn wú, mo gbà wọ́n ní ìyànjú, mo dẹ̀ ṣe ohun tí ọ̀gá máa ń ṣe, mo dẹ̀ máa dẹ̀ gbọ́ wọn yé, nǹkan tí wọ́n bá ń dùn wọn máa gbọ́ sí wọn, máa gbọ́, màá gbọ́ ohun tó bá ń dùn wọn.

Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí? A! Mi ò, mi ò rò bẹ́ẹ̀, mi ò rò bẹ́ẹ̀, mi ò rò bẹ́ẹ̀ torí pé kò sí ọjọ́ kan tí èmi máa kí èmi máa lo ayarabíàṣá, kò sí ọjọ́ kan náà, kò sí ọjọ́ kan náà, kò sí ọjọ́ kan náà tí mo máa lò ó.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Tí mo ṣe máa ń jí ní òwúrọ̀, màá ríi pé tí mo bá jí, mo dúpẹ́ f'Ọlọ́un. Tí mo bá jí, màá ríi pé mo ṣàdúà. Tí mo bá jí, màá ríi pé mo wẹ̀, mo fọnu. Ma-ma-máa ṣáà ríi pé mo bẹ Ọlọ́run ṣá. Nǹkan kan àkọ́kọ́ tí mo máa ń ṣe nìyẹn. Màá ríi pé mo bẹ Ọlọ́run.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Èmi ò ní o, mi ò àti pé kí lẹ ń pè bẹ́ẹ̀? Kí lẹ ń ìbéèrè tí ẹ̀ ń bi mi yìí èmi ò fi bẹ́ẹ̀ mọ̀. Kí lẹ ń pè ni ẹ̀rọ ọlọ́gbọ́n. Kí lẹ ń pè ni ẹ̀rọ ọlọ́gbọ́n? Kí lẹ ń pè bẹ́ẹ̀? Mi ò mọ ohun tí ẹ ń sọ ò. Ìbẹ̀rẹ̀ ò, ìbẹ̀rẹ̀ yìí ò yé mi.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Èmi ò kí ń wọ ìbọwọ́ torí pé iṣẹ́ tí mò ń ṣe kò jọ mọ̀ pé kí màá wọ ìbọwọ́. Student ni mí, mi o ti máa ṣiṣẹ́. But àwọn tí wọ́n máa ń lo ìbọwọ́, àwọn ẹni, àwọn eni tó ṣe pé tí wọ́n bá ṣiṣẹ́ ní ilé olounjẹ àbí tí wọ́n ṣiṣẹ́ ní hospital kí ọwọ́ wọn ko maa bà lè kó àrùn, wọ́n máa n wọ ìbọwọ́.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Ohun tí mo máa ń ṣe kí tó lọ sùn, màá rí pé mo ṣa’dura tin tó lọ sùn, màá rí pé mo bẹ Ọlọ́run, màá rí pé mo ṣe gbogbo ohun tí ẹ́ kí n ṣe, màá gbọn ibi tí ẹ́ kí n sùn, màá gbọ́nu dáadáa, màá gbọ́nu dáadáa. Bẹ́ẹ̀ ni ohun tí mo máa ń ṣe. Màá rí pé mo ṣà-- àrí pé mo ṣ’àdúrà tin tó lọ sùn.

Nígbà wo ni o máa ń fá? Yorùbá yìí kò yé mi dáadáa o. Àti pé èmi ò Yorùbá ni mí ṣùgbọ́n ó ní àwọn Yorùbá kan tí èmi ò gbọ́. Mi ò mọ irú àwọn Yorùbá yẹn. Ẹ̀mí ò mọ̀ọ́. Mo ò ní parọ́ fún yín Yorùbá tí ẹ bimí yí, mi ò gbọ yé dáadáa. Mi ò gbọ́yé.

Báwo ni o ṣe máa ń gba iyìn? Tí mo ṣe máa ń gba atipe ẹni tí ó bá ń ṣiṣẹ́ ni wọ́n máa ń fún ní iyìn. Ẹni tí yàn bá ṣiṣẹ́ dáadáa, oun ni wọ́n máa ń yin yàn. Ohun ni wọ́n máa ń yinyàn dáadáa pé ó kú iṣẹ́ láti jẹ́ kí orí yàn ó kí yàn tú jẹ́ kí yàn tú bọ́ ṣiṣẹ́ dáadáa.

Ṣé o mọ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ ni, ìdí odò ni. Wọ́n máa lọ sí ìdí odò. Odò ni ẹja wà, àwọn pẹjapẹja wọ́n á mú kinní nẹ́ẹ̀tì wọn, wọ́n á ju sínú odò, àwọn ẹja á kó sínú ibẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n á dẹ̀ fa kiní nẹ́ẹ̀tì yẹn jáde. Bẹ́ẹ̀ ni, wọ́n ti pẹja nìyẹn.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá ń mu ohun mímu? Mi ò sábà lo, mi ò sábà lo ọ̀pá ìfámúra, mi ò sábà lo. Tí olóyinbọ̀ ń pè é ní straw, èmi ò sábà lo ń tẹ̀mi. Tí mo bá fẹ́ mu ohun mímu, máa ẹnu mi mó maa n sábà fi ṣí àbí kí ń mu ǹnkan kì n fi ṣí.m-- aa Ẹnu mi náà ni mó sábà, mo máa ń fi ń mu. Mo ń lo ìfámúra.

Ìgbà mèlò ní o ma n ni ìpàdé lọsẹsẹ. Èmi tí mi ṣe wà yìí, èmi oo mi ò ní ìpàdé, mi ò ní ìpàdé. Mi ò ti ẹni rí pé bóyá mo wá ní ìpàdé. Àwọn tó máa ń ní ìpàdé bí i àwọn ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ wọn àbí àwọn tó ṣe pé wọ́n máa ń travel dáadáa àbí àwọn èèyàn tó ń lọ́rẹ dáadáa.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni, òhun ni ẹ̀fọ́ tí wọ́n bá kó edé sí àti pọ̀nmọ́ àti oríṣiríṣi àwọn nkan elo. Ẹ̀fọ́, kò sí ẹ̀fọ́ tí èmi ò kí ń jẹ. Mo mọ ẹ̀fọ́ ṣọkọ, mo mọ, ẹ, ẹ, óríṣì ẹ̀fọ́, mo, mo, ẹ, mo, mo, mo máa ń jẹ ẹ̀fọ́ gúre náà, bẹ́ẹ̀ni ẹ̀fọ́ gúre, mo máa ń jẹ iyen náà, mo máa ń jẹ iyen náà.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Omi tí mo máa ń mu, mi ò tí ẹ̀, mo lè mú kọ́ọ̀pù kan dé torí pé mo máa ń mu omi gan. Mi ò lè sọ pàtó omi tí mo máa ń mu, tóri pé mo máa ń mu omi gan. Àti pé èmi ò ń fi gbogbo àwọn nǹkan báyẹn, mi ò ń fi sí ọ̀pọ̀lọ́, mi ò ń fi sí ọ̀pọ̀lọ́ ń tẹ̀ mí. Mo wá kí wa mọ omi tí wa ń mu lọ́jọ eni, mi i mọ.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé oníbàárà? Tí mo ṣe máa ń múra sílẹ̀, òun ni pé màá rí pé bóyá wọ́n béèrè, màá rí pé mo ibi tí mo ti ń tajà, ibùsọ̀ tí ibi tí mo ti ń tajà, màá rí pé ibẹ̀ ọjà mi ń kún fọ́nfọ́n pẹ̀lú oríṣiríṣi àwọn ọjà tó ṣe pé tí oníbàárà bá wá, wọ́n á rí oríṣiríṣi ọjà tí wọ́n fẹ́. Tí oníbàárà mi dẹ̀ bá wá, màá rí pé mo ṣe wọ́n dáadáa, mo ṣe wọ́n dáadáa, mo ṣe wọ́n lálejo dáadáa, to jẹ̀pé wọ́n á nífẹ̀ẹ́ láti máa wá sọ̀dọ̀ mi láti wá rajà.

Ṣé o fẹ́ràn kíkọrin? Èmi ò fẹ́ràn kí máa kọrin o. Mo kórìíra pé kí máa kọrin. Mi ò kúndùn pé kí máa kọrin. Mi ò, mi ò like kí máa gbọ́ orin torí pé Mùsùlùmí ni mí. Orin kíkọ kò da. Tẹ́, ṣẹ̀, ṣẹ̀dẹ́wá rí o. Kò n ṣe pé eyan ò lè kọrin ninú ẹsìn Islam o. Ṣùgbọ́n orin tí èèyàn bá máa, tí èèyàn bá máa kọ, kò ní jẹ́ orin tí ó ní instrument inú bí ìlù, bí gángan, oríṣiríṣi àwọn nǹkan báyìí. And again, oun tí èèyàn bá fẹ́ kọ, kódà kó máa ní ìlù nù, ó gbọ́dọ̀ jẹ́ àwọn ọ̀rọ̀ gidi, àwọn orin gidi, àwọn ọ̀rọ̀ gidi tí ó ń sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣa, àwọn ọ̀rọ̀ tí ó dá.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Tí mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́, à, tí, ẹ, ko sí bí tí mo ti le dáhùn fóònù. Ó kọ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan wáa tó ṣe pé mi ò ní fẹ́ jẹ́ kí etí mi gbọ́. Màá lọ síbi tí ó jìnnà sí àwọn ibi tí àwọn ibí téyàn wà, tó bá jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ẹ ti kéji ọ gbodọ̀ gbọ́, àbí tí bá rí pé àwọn tí a jọ ń ṣiṣẹ́ wọ́n ń sọ̀rọ̀, áriwo wọn wá ń dí mi, màá lọ síbò mi, màá lọ, màá lọ, màá lọ dáhùn ìpe naa.

Báwo ni ìwà ìsọwọ́ rẹ ṣe rí? À, ìwà, ẹ́mi, àkọ́kọ́ náà ìwà mi da, mi ò lè sọ pé ìwà mi ò da, torí pé tí mo ṣe wà yìí, èmi ò mú nǹkan ní nǹkan. Mi ò dè fẹ́ràn kí ń máa bú ẹni elẹ́ni, mi ò f-- èmi, mi ò, mò dè máa ń lọ jẹ́jẹ́ mi, mi ò ń fa wàhálà, mi ò ń fa wàhálà bái mo hate e, mi ò fẹ́ wàhálà, mo dè, mo sì kórira kí ń máa bú èèyàn pẹ̀lú eebu ara, èmi ò fẹ́ràn rẹ̀. Mo sì fẹ́ràn pé tí mo bá ní, ẹ́, ìkápá láti ràn'yán lọ́wọ́, mo màá n fẹ́ràn kí n ṣe.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òhun ni ọjọ́ Friday. Bẹ́ẹ̀ni, ọjọ́ Friday ni, ọjọ́ Friday ni mo fẹ́ràn jù. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ọjọ́ Friday. Ọjọ́ yìí, òhun ni ọjọ́ tí òorun má ń ràn gan. Òhun ni ọjọ́ tó ṣe wipé gbígbàdúrà má ń gbà. Òhun ni ọjọ́ tó ṣe wípé ọ̀lohun ni pé kí a máa ṣe àsálátù fún Ànọbi wa Muhammad Sallallahu alaihi wasallam.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Éh, tí èèyàn bá fẹ́ wẹ̀, eyẹn á lọ inu balùwẹ̀, eyẹn á lọ wẹ̀ ni. Ibi tí èèyàn ti ń wẹ̀ ni, eyẹn á lọ nu balùwẹ̀, eyẹn á lọ wẹ̀. Ibẹ̀ ni èèyàn ti máa wẹ̀. Inú balùwẹ̀ ni wọ́n ti máa ń wẹ̀. Àwọn kan dẹ́wà tó ṣe pé balùwẹ̀ wọn, tó bá jẹ́ pé ilé tí wọ́n fẹ́ kọ́ flat ni, wọ́n á fi balùwẹ̀ sínú ilé wọn. Tó bá jẹ́ pé room and parlour ni àbí self-contained, inú yàrá ló máa wà.

Kíni ó máa ń fún oní, kíni ó máa ń fún onítara ní ibi iṣẹ? Ohun tí mo máa ń fún onítara ní ibi iṣẹ́ ni pé, ah ẹni tó bá ní tara ayùn, tí èèyàn bá ti fún ní ẹ̀bùn, tí èèyàn bá ti ṣàkíyèsí, eyan a fí sáyé, fí lè sáayè ni, ewé ni a bu lò fún nkankan.

Ṣo fẹ́ràn ìrìn atẹ́gùn? Ẹ bẹ́e ni bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n èmi ò tíì rinrin atẹ́gùn rí, èmi ò tíì rinrin ẹ̀ rí, mi ò tíì rinrin ẹ̀ rí, mi ò tí è tí, mi ò tí es--, mi ò tí, mi ò tí experience ẹ rí láyé mi pe mo wá n rinrìn atẹ́gùn, but tó bá padà yá ọ boya máa rin.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ ni, inú yàrá ìdáná ni táwọn olóyìnbo ń pè ní kitchen. Ibe láti máa, ibe láti máa ń se oúnjẹ. Ibe ni, ibe láti máa ń se oúnjẹ. Bẹ́ẹ̀ ni, ibe láti máa ń se oúnjẹ. Ibi yàrá ìdáná náà nìyẹn. Ibe láti máa ń se oúnjẹ. Bẹ́ẹ̀ ni, ibi ni, ibe láti máa ń se oúnjẹ.

Ṣé o máa ń ṣe ìdárayá? Àì, èmi ò kí ń ṣe ìdárayá. Èmi ò kí ń ṣe ìdárayá n tẹ mi. Èmi ò kí ń ṣe, èmi ò kí ń ṣe ìdárayá n tẹ mi. Èmi ò ún sábà stress árá mi. Mo jẹ́ èyán kan tó ṣe pé gbogbo nǹkan tí, tí ó ní ìtumọ̀ sí mi, mi ò ún ṣe. Èmi ò ń gbá ki n wa máa sáré àbí ki n máa gbá bọ́ọ̀lù, èmi ò ń ṣe.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù, yàrá tí ibi tí mo ń gbé gangan nínú yàrá temi gangan ti mo ń gbé, ibẹ̀ ni mo fẹ́ràn jù. Nítorí pé ohun tí mo fẹ́ràn re ni pé èmi nìkan ni màá dá wà níbẹ̀. Màá ri bi ṣẹ́ àwọn nǹkan tí mo máa fẹ́ ṣe láìṣẹ pé ẹnìkan yóò máa dààmú mi àbí kíni, ibẹ̀ ni mo fẹ́ràn jù.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Èmi ò ún ṣọdẹ. Àwọn ọlọ́dẹ ló lè mọ yẹn. Èmi ò ún ṣọdẹ. Mi ò ún ṣọlọ́dẹ. Mi ò ún ṣe ẹni tó máa ń lọ ṣọdẹ, tó máa ń lọ, tó máa ń lọ pa ẹranko. Èmi ò, mi ò, mi ò ń ṣe bẹ́ẹ̀. Mi ò ún ṣọdẹ. Mi ò ti ẹ mọ̀ ọ́n pa rẹ̀ ni.

Nígbà wo ni o kẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ígbà tí mo kẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ mi, a jo máa ń pàdé dáadáa, àmáa ń pàdé. Kódà àṣìpà-- aṣ-- mo sì pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tó lọ. Mo sì pàdé àwọn ọ̀rẹ́ mi lóṣẹ̀ tó lọ. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo sì pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tó lọ. Ko sígbà tí mo kí ń pàdé wọn.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Èmi ò fẹ́ràn rẹ̀ o. Mi ò fẹ́ràn kí mo, torí pé àkọ́kọ́ náà èmi, èmi o, èmi o, mi o. Kò sí nnkan tí mo fi ṣe, kò wúlò fún mi tí màá máa wo ìràwọ̀. Kí ni mo fẹ́ fi ìràwọ̀ ṣe? Ìràwọ̀ ò ní ìtumọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tẹ̀mi o. Kò sí nnkan tó wà nínú ìràwọ̀, kò sí nnkan tí mo fẹ́ fi ṣe.

Ṣé o ní nọ́mbà orí ilé? Kí, àkọ́kọ́ na kí lẹ gbà léwu ni pa orí ilé. Ṣé o ní nọ́mbà orí ilé? Ṣé orí ilé, ṣe nọ́mbà tí wọ́n máa ń fún yàn, fáwọn, fáwọn tó àwọn tó ní ilé tí èèyàn máa fi le dá ilé wọn mọ̀ ni. Nọ́mbà wo lè ń sọ gọ̀gbọ́n náà? Nọ́mbà wo lè ń sọ?

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù? Mi ò lájọ̀dún kan tí mo fẹ́ràn jù ni, mi ò lájọ̀dún kankan tí mo fẹ́ràn jù. Ẹ̀mi ò lájọ̀dún, mi ò lájọ̀dún pé nítorí pé èmi Mùsùlùmí ni emi, gbogbo àwọn nǹkan báyìí èmi ò ń ṣe. Kí a máa ń pè mo ń lọ ṣáájú ọdún, mi ò ń lọ síkí nìkan. Àwọn Kìrìtẹ́ẹ́nì lọ́ máa ń ṣe gbogbo àwọn nǹkan báyìí, àwọn lọ́ máa ń lọ ṣáájú ọdún, wọn máa ń ṣe gbogbo nǹkan báyìí. Èmi, mi ò ń lọ ṣáájú ọdún kankan. Mi ò ń lọ ṣáájú ọdún.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Tí mo ṣe máa ń ṣe ìdọ́gba, à, Màá rí, kò sí ni, màá rí pé mo ṣe dọ́gba náà ni. Màá rí pé mo ṣe dọ́gba torí pé, màá rí pé àkókó náà iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe, tí ènìyàn kọ̀kọ́ wò iwu ṣe yẹn, ṣe iṣẹ́ tó ṣe pé, ó máa fún èèyàn wàhálà ni, tí ènìyàn ò ní fẹ́ ráyè ti ẹbí ni, tí ó bá di jẹ́ irú àwọn iṣẹ́ bá yẹn, kò sí ọgbọ́n, nǹkan máa, èèyàn máa fesi ibìkan jù kan lọ. Bẹ́ẹ̀ ni, mi ò lè ṣe dọ́gba.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ tí mo ṣe máa ń tọ́jú ara mi? Ah! Eh, màá rí pé mo tí bá fẹ́, màá rí pé mo tọ́, màá rí pé mo jó oúnjẹ gidi, màá rí pé mo jó oúnjẹ gidi, màá rí pé mi ò stress ara mi, màá rí pé gbogbo ohun tí mo bá fẹ́

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ. Àwọn oúnjẹ tó ṣe yí pé wọ́n máa ń ṣe ara lóore, wọ́n máa ń jẹ́ kí ara jí pé pé ó da kí èeyàn máa jẹ. Irú àwọn oúnjẹ gan ló da jù kí èeyàn máa jẹ. Kò sí àwọn oúnjẹ tẹ́je pé èeyàn máa jẹ, tẹ́ je pé ara máa nìyàn. Àwọn oúnjẹ tó bá ṣe ara lóore ó da kí èeyàn máa jẹ.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ah! Ohun tí mo máa ń jẹ ní ọ̀sán, emi ò lóúnjẹ pàtó kan báyìí tí mo máa ń jẹ lọ́sàn. Tí oúnjẹ yẹn bá ti da jíjẹni fún mi, èmi ò ní pè oúnjẹ báyìí àbí kíníkan, àbáyàmbáyàmbáyà. Àfi tóúnjẹ yẹn bá ti sú mi dé, òun ni màá gbé kalẹ̀. Bọ̀ láìṣẹ́ pé ó sú mi jíjẹni.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mi ò tí è lè sọ ìgbà báyìí, tó pé ojoojúmọ́ ni mo máa ń lo fóònù mi, ojoojúmọ́, nítorí pé ojoojúmọ́ ni fóònù mi ló máa ń jẹ́ lílo fún mi. Nítorí pé ojoojúmọ́ ni mo máa ń nílò rẹ̀. Kò sí ọjọ́ kan tí màá lo fóònù mi, kò sí ọjọ́ náà.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn kí n máa jẹ meat pie, mo fẹ́ràn kí n máa jẹ pancake, mo fẹ́ràn kí n máa jẹ cake gangan, mo sì fẹ́ràn kí n máa jẹ doughnut, mo sì fẹ́ràn kí n máa jẹ kò sí, kò sí, kò sí àkàrà, àkàrà tí èmi ò fẹ́ràn jù, kò sí oúnjẹ àkàrà tí èmi ò fẹ́ràn jù.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn ọdún iléyá, mo fẹ́ràn ọdún ìtúnu àwẹ̀. Bẹ́ẹ̀ni àwọn ọdún, àwọn ọdún, àwọn àkókò ọdún tí mo fẹ́ràn jù léleyi torí pé àwọn ọdún yìíí, òhun ni Mùsùlùmí gbogbo àgbánlá ayé máa lọ sí ibi tí wọ́n ń pè ní Eid. Wọ́n a ti kírun fún Ọlọ́run, wọ́n á dúpẹ́ fún Ọlọ́run.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnunadúrà? Tí mo ṣe máa ń ṣe ìdúnadúrà, àkọ́kọ́ ná, ẹni tí màá fẹ́ ṣe ìdúnadúrà pẹ̀lú, màá rí pé ẹniyẹ̀n, ó ṣetán láti gbọ́ mi, ó ṣetán láti gbọ́ mi. Bẹ́ẹ̀ ni, màá rí pé ẹni ẹ̀ ṣetán láti gbọ́ ohun tí mo fẹ́ sọ.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Dandan ni kí eyan ó bèèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn, tí eyan ò bá mọ ibi tí eyan ń lọ. Torí pé tí eyan bá kọ̀ tí eyan ò béèrè ọ̀nà, tí eyan ò sì mọ ibi tí eyan ń lọ, oun tó sún mọ́ ní pé kí eyan ó sọnù. Torí pé ẹni tí ò bá mọ ọ̀nà, tó bá bèèrè ọ̀nà kò ní ṣìná.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Tí mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ ni pé, tí mo bá gbọ́ owó oṣu, tí mo bá gbowó oṣu tí wọ́n bá sọ fún mi, màá rí pé nǹkan bẹ́ẹ̀ mo fi tọ́jú ara mi, nǹkan, nǹkan túnú bẹ́ẹ̀ máa rí pé mo, mo fáwọn èèyàn bẹ́ẹ̀, mo ṣẹ̀ ṣe dáadáa nínú owó náà.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín, à? Ẹ̀, tí Olóyìnbó ń pè ní comedy, ẹ? Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín, à? Èmi ò fẹ́ràn àlọ́, mi ò fẹ́ràn àlọ́ tó ń pani lẹ́ẹ̀, kó bá pani lẹ́ẹ̀ ni ju bẹ́ẹ̀ lọ. Èmi ò fẹ́ràn kí ma kí ma gbọ́, torí pé àwọn ẹni tí wọ́n ń pa àlọ́ yẹn, tí wọ́n ṣe wa yen, irọ́ ni, irọ́ ni wọ́n ń pa.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Èmi ò mọ̀ ohun ìbéèrè tí ẹ ń bèrè lọ́wọ́ mi. Àwòrán, àwòrán ilé. Kí lẹ gbà lérò nípa àwòrán ilé? Ṣé àwọn pictures tí wọ́n máa ń fi sílẹ̀ ni àbí àwọn àwòrán ilé tí wọ́n ti kọ́ ewo lẹ gbà lérò ń bẹ?

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Tí mo ṣe máa ń ṣètò iṣẹ́ àwọn iṣẹ́ àkànṣe ni pé, màá rí pé iṣẹ́ yẹn mo ṣe dáadáa. Tí wọ́n ṣẹ sì gbe fún mi tí o ṣe sọ pé kí n ṣe, màá rí pé mo ṣe dáadáa bẹ́ẹ̀. Màá rí pé, màá rí pé mo ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni, màá rí pé ṣe mo ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni, màá rí pé mo ṣe dáadáa.

Irú etí igbó wo ni o máa ń lo? Irú etí igbó wo ni o máa ń lo? Irú etí igbó tí mo máa ń lo, etí igbó tó ṣe pé kò kí ń tóbi, èyí tí ò kí ń tóbi, èyí tó ṣe pé ó máa ń jẹ́ olókùn, tó ṣe pé ó máa ń kéré yẹn, òun ni èmi máa ń lò. Bẹ́ẹ̀ ni, tó je pé ìyẹn, èyí tó lókùn nídi, òun ni mo máa ń lò.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà, mo máa ń lọ jẹ́jẹ́ mi. Tí mo bá ń lọ, màá rí pé mo ń lọ jẹ́jẹ́ mi, màá rí pé mi ò fà wàhálà. Bẹ́ẹ̀ ni, màá lọ jẹ́jẹ́ mi, mi ò ń fà wàhálà kankan. Bẹ́ẹ̀ ni, màá ń rìn jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́, mi ò ń fà wàhálà. Bẹ́ẹ̀ ni, màá ń rìn jẹ́jẹ́, mi ò kí ń fà wàhálà.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, màá rí pé mo ka àlùkọ́ràn. Tí lè, màá rí pé àárọ̀ kan, àárọ̀ kan kọjá tí mo má ka àlùkọ́ràn, màá rí pé mo ka àlùkọ́ràn ṣán. Bẹ́ẹ̀ ni ohun tí mo máa ń ṣe lóru òkòkò ni, màá rí pé mo ka àlùkọ́ràn. Bẹ́ẹ̀ ni.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream, òun ni pé ó máa ń tutù àti àwọn oríṣiríṣi èlò tí wọ́n fi sí i. Ohun lo máa ń jẹ́ kí n fẹ́ràn rẹ̀ torí pé ó dùn gan-an, ó máa ń dùn gan-an. Amo ojú rẹ̀ ò sì dá. Tí eeyan bá mú ju, inú máa máa run yàn ni.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? A ní MTN a ní Glo, a ní MTN a ní Glo, a ní Airtel a ní Etisalat. Àwọn yìí, àwọn ojú òpó ayélujára tó gbajúmọ̀ ní àwùjọ ní Nàìjíríà yí pàápàá jù lọ nìyẹn.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun? Ah, tí bá ti pé tọ̀wọ̀ mi, èyí tí mò ń lò ayárabíàṣà tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ti gbó. Màá rí pé mo rà á mì. Tí èyí tí mò ń lò tẹ́lẹ̀ tó bá ti gbó, dandan ni kí n rà á mì náà ni. Kí n rà á mì náà ni. Ó ti dandan kí yan rà á mì.

Ṣé o ń wo gíláàsì? Èmi ò kín wo gíláàsì o. N ò tẹ̀ ráyè láti máa wogíláàsì, torí pé nibo ni ààyè náà wà tí máa fi máa wo gíláàsì. Kò sí ààyè náà tí máa fi máa wọ gíláàsì. Kò sí ààyè náà. Kò sí ààyè náà tí máa fi máa wo gíláàsì, torí pé ọmọkùnrin, iṣẹ́ tí ọmọkùnrin máa ń ṣe pọ̀ ti máa fi máa wo gíláàsì yẹn.

Ṣé o máa ń rántí àlá rẹ? Èmi ò sábà ń rántí àlá mi o. Mi ò sábà ń rántí àlá mi. Mi ò sábà ń rántí. Mi ò sábà ń rántí àlá tí mo bá lá. Mi ò sábà ń rántí. Ẹ̀yin, imi ì wà to jẹ pé mo máa ń rántí, imi ì wà tó ṣe pé mi ò kí ń rántí. Kòun ṣe gbogbo e náà ni mo máa ń rántí. Òun ṣe òun gbogbo náà ni mo máa ń rántí.

Ṣe o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Iṣẹ́ ìta gbangba, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba, bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ni àwọn kan wáa tó ṣe pé wọ́n ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí pé kí ni wọ́n fẹ́ràn kí wọ́n máa ṣiṣẹ́ nínú ilé bẹ́ẹ̀ni, bí àwọn ṣíṣe remote báyẹn oríṣiríṣi kan báyẹn.

Ṣé orí máa ń fọ́? À, orí ò kí ń fọ́ èmi o. Orí ò kí ń fọ́ èmi o. Èmi ò ní ààrùn orí fífọ́. Ati pé nǹkan tó máa ń fa n pé torí máa ń fi fọ́ yàn bóyá tí èèyàn bá ti dààmú jù, tí èèyàn bá ti stress ara rẹ̀ púpọ̀ jù, òhun ni orí máa ń fọ́yàn. Bẹ́ẹ̀ ntí ó máa ń fa torí máa ń fọ́yàn. Ṣùgbọ́n láìṣe bẹ́ẹ̀ torí kàn máa deedé máa fọ́ yàn, a kò ní ìtumọ̀.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀, bàtà tó ṣe pé mo máa ṣe rẹ́gí lẹ́sẹ̀ mi, tó ṣe pé tí mo bá wọ̀ kò ní máa ní mí lára nígbà tí mo bá ń rìn, bàtà tó ṣe pé ó máa dùn wọ̀, bàtà tó, tó da, tí, tí ọ̀ ẹ̀yán ba tẹ́lẹ̀, èèyàn máa rí ibi tẹ́lẹ̀ dáadáa. Òun ni bàtà tí mo fẹ́ràn láti máa wọ̀ jù lọ. Bàtà gidi. Kò se àwọn pẹ́ bàtà tó, ó ń ṣe pé, kò ń ṣe bàtà tó ṣe pé tí mo bá wọ̀, tó bá padà yà kò ní pé a ti já.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wọn ni ó ń lọ. Áti pé Yorùbá ti ẹ bí mí yìí, tí ẹ bá sọ pé ìgbọ̀nsẹ̀, ó túmọ̀ sí pé ibi tí èèyàn tí ń ṣe, ibi tí èèyàn tí ń tọ̀ àbí ibi tí èèyàn tí ń yàgbẹ́. Àwọn ẹ wa sọ pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀. Iṣẹ́ dẹ́ ní ó túmọ̀ sí n pé ẹni tó lọ ibi iṣẹ́, tó lọ ṣiṣẹ́, tó dé, ẹni tó ń sá ń ṣe ǹkankan ṣá.

Báwo ni o ṣe máa rí pé, báwo ni, báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Bẹ́ẹ̀ni, mo máa ń rí dájú pé àkọ́kọ́ tí ń ṣe ń rìn míye mi ò tí ì ní òwò tí mò ń ṣe, mi ò tí ì ní ibùsọ̀ kan bíi ọjà tí mò ń tà. Ṣùgbọ́n ó ti di dandan fún ẹni tó ń tajà kí ọjà rẹ̀ kó dára. Ohun tí ó máa ń fi, ohun tí ọjà ẹni máa ń fi dára ni pé, ìyá rí pé ọjà èèyàn ó jẹ́ ohun tí ó da, kò ní àgbélébùú kankan, kò ní tó ṣe pé tí oníbàárà bá fẹ́ rà, a wa máa máa sọ̀rọ̀ pé báwo ni le ṣe rí báyìí. Ìyá ní pé ohun tí èèyàn ń tà, ohun tó da ni, ohun tó, tó, tó da gangan ni.

Kíni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Ohun tó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni pé òṣìṣẹ́ tuntun tó ṣe pé ó pọ́n ó sì ń, ó sì ń ṣetán láti ṣiṣẹ́, tó ṣe yẹ pé tí wọ́n bá gbéṣẹ́ fún un ó ṣetán láti ṣẹ. Bẹ́ẹ̀ ni, òṣìṣẹ́ tó ṣe yẹ pé ó ní ifarabalẹ̀, òṣìṣẹ́ tó ṣe yẹ pé gbogbo àwọn ìwé rẹ̀ pé ó lọ school lododo.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkọ rẹ? Tí mo ṣe máa ń pàrọ̀ ọkọ̀n mi, màá rí pé ohun tí wọ́n bá mi lù jẹ́, èmi ò kí ń rò nípa rẹ̀. Màá rí pé gbogbo ohun tó má máa bá mi nu jẹ́, èmi ò kí ń rò. Máa dẹrì pé àwọn ẹni tí ó bá máa bá mi nù jẹ́, mi ò ń rìnsọ̀ dọ̀ wọ́n. Ohun tó máa máa dùn mi nínú, òun ni mo máa, òun ni mo máa, òun ni mo máa ń jẹ́ kí ọkọ mi rò nípa rẹ̀.

Ṣé o fẹ́ràn, ṣe o fẹ́ràn wà ní òru? Àti pé kó mi ò mú ò wò, mi ò le sọ pé ọjọ́ báyìí mo fẹ́ràn jù pé àìkíní kan, tó bá ti d'óru, ó di dandan kí ọ̀ń lọ sùn ni, mi ò, mi ò rí pé bí a mo ní, bí a mo fẹ́ràn òru kan àbí ọjọ́ kan rárá, mi ò, mi ò ní.

Ṣé o ni ẹ̀tọ́ àbò komputa? Èmi ò ní, mi ò ní ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà o. Mi ò ní ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà. Mi ò ní, lọ́wọ́lọ́wọ́ báa yí mi ò ní ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà kan. Mi ò ní. Mi ò ní. Mi ò ní ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà kankan. Mi ò ní. Mi ò ní.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo lè jẹ oúnjẹ tó kù, kò sí ǹkan tó burú bẹ́ẹ̀ tí wọ́n bá ń jẹ oúnjẹ kù fún mi, mo lè jẹ, mo lè jẹ dáadáa, bẹ́ẹ̀ni mo lè jẹ, kò sí ǹkan tó burú bẹ́ẹ̀ tí wọ́n bá ń jẹ oúnjẹ kù fún mi. Èmi ò kí ń kọ, mo lè jẹ dáadáa, mi ò kí ń kọ. Kó dá gan emi lo, buh àwọn kan kórìíra rẹ̀ ṣa o tí wọ́n ò kí ń jẹ?

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ti kọ-- mi o nígbà tí èmi fi wà níbi iṣẹ́, èmi ò ń kọ ìròyìn o, mi ò ń kọ ìròyìn, mi ò ń kọ ìròyìn níbi iṣẹ́. Mi o lè rò pé mo ti bá wà níbi iṣẹ́, mo ti kọ ìròyìn rí. But á wọ̀n kan wá tó ṣe pé wọ́n máa ń kọ ìròyìn, tẹ́ kí wọ́n máa ń fi wọ́n ṣe secretary níbi iṣẹ́

Ṣé o wọ aṣọ àkayò rí níbi ìṣẹ́ rí? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo wọ aṣọ tó dára, tí pé àwọn ènìyàn gan wo pé, àá, wọ́n ń ṣe sára sí mi pé, ah, ọmọ yìí, aṣọ tó wọ̀ yìí ó dára gan. Bẹ́ẹ̀ni, mo wọ̀ rí, mo wọ̀ rí dáadáa, bẹ́ẹ̀ni mo wọ̀ rí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Tí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi, òun ni pé, màá rí pé àwọn ímeèlì tí màá ma receive, àwọn, màá rí pé ímeèlì ẹyọkan mo fi ń gba message bẹ́ẹ̀ ni. Màá rí tí mo ṣe máa ń ṣètò nìyẹn. Tí bá dẹ rí pé àwọn ímeèlì tí mo, àwọn, àwọn íme-- àwọn message tí mo ń, tí mo ń receive lórí ímeèlì mi kò dá, màá rí pé mo delete ẹ́.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi fún ọdọọdún? Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Àì mí ò lérò pé mo mú, mo ní ọjọ́ báyìí tí mo máa simi ní ọdọọdún. Mi ò ní pé bí a bá mọ ọjọ́ kọ́ bá ẹ wá, a ti mọ̀. Mi ò, mi ò tẹ́lẹ̀ kò sí ọdún náà. Lẹ́yìn ọjọ́ tó ṣe pé tí a bá ń ṣe ọdún iléyá àbí tunawẹ̀, hẹ́n a máa sinmi.

Ṣé o máa ń lo èrò ìrànwọ́ ohùn? Sé o máa ń lo èrò ìrànwọ́ ohùn? Mi ò, mi ò ń lò, mi ò ń lò, mi ò ń lò, mi ò ń lò, mi ò ń lò rárá. Tí òòrùn mi bá ṣe rí gẹ́lẹ́ náà ni màá ṣe, màá ṣe ohun ni. Tí ohùn mi bá, tí bá ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni òhùn mi ṣe máa rí. Mi ò ń lo èrò ìrànwọ́ ohùn kankan.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábaṣiṣẹ́pọ̀? À, èmi ò ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ò, mi ò ń ṣe ìwádìí wọn. Nkàn tó kàn ṣelẹ̀ ní pé èyí tí èèyàn bá ń fura sí pé à ó ń ṣe ìbàjẹ́ kan, òun ni èèyàn máa ṣe ìwádìí ẹ, ṣe lóòótọ́ ni àbí kò ń ṣe òótọ́?

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn. Ẹ ń bẹ́ẹ̀ ni mo máa ń tọ́jú ọkàn mi, mo máa ń tọ́jú ọkàn mi. Mo máa ń jẹ gbogbo ohun tó dáa láti jẹ́ kí ọkàn mi kó máa ṣiṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Mo dẹ̀, ó de ní àwọn ògùn kan tí yan lè lò. Tí ẹ ṣe pé code liver oil, ó máa ń jẹ́ kí ọkàn kó ṣe dáadáa.

Báwo ni o máa ń rin ìrìn-àjò lọ sí ibi iṣẹ́? Tí mo ṣe máa ń rin ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́, òun ni pé màá tètè múra. Kí ni ká ní pé lápèjúwe. Wọ́n ní ká dé ibi iṣẹ́ ní ago mẹ́jọ. Màá ti jí láti bi to seven iyẹn bí six thirty. Bẹ́ẹ̀ ni, máa rí kuro ni ile ni seven o clock, ago méje dédé ago méje, màá kúrò ní, ẹ, ilé. Màá rí pé títí ago mẹ́jọ, títí táago mẹ́jọ tó lù, màá ti dé ibi iṣẹ́

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ha, ẹekan náà ni mo ti gun rí, buh èyí tí mio, èyí tí mo gun, kéno ni, kéno, kéno ni mo gun, kénú ni mo gun. Buh, pé mo wá gun ọkọ̀ ojú omi èyí tó máa ń sá tó máa ń pé ní "boat" yẹn, mi ò tí ì gun rí, mi ò tí ì gun rí.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibi tí màá fi kọ́kọ́rọ́ mi sí, àkọ́kọ́ náà bóyá tó bá jẹ́ ẹni tí mo lè fọkàn tán, màá fún un kọ́kọ́rọ́ tí bá ń jẹ́ ẹni pé, "Ẹ bá mi mú kọ́kọ́rọ́ báyìí dáni o." Soba de jẹ́ pé ẹni tí mò lè fọkàn tán ni, màá fi sí àpò mi, màá mú jáde pẹ̀lú mi. Bọ̀, àwọn kan sílẹ̀ máa ń, wọ́n sì máa ń fi kọ́kọ́rọ́ wọn sí e, etí ojú ọ̀nà wọn, wọ́n máa ń fi síbẹ̀. Tẹ́ní kẹ́ni ò tie ni mọ̀ pé wọ́n fi kọ́kọ́rọ́ síbẹ̀

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Tí mo ṣe máa ń gbowó àwọn ènìyàn, à ti pé àwọn tí wón máa ń gbowó àwọn ènìyàn, bíi àwọn, àwọn tí wón gba àjọ, àwọn tí wón máa gba àjọ, tí wón máa, tí wón máa lọ káàkiri, tí wón máa lọ gba àjọ lọ́wọ́ àwọn èèyàn. Iyẹn day, eh, àwọn yẹn day. But emi báyìí mi ò ń gba owó, 'cause kíni mo fẹ́ máa gbowó lowo áwọn èèyàn fún? Láì ṣe pé mi ò ń gba àjọ, àbí mo, mo ní o-owo kan tí mò ń ṣe, ẹni kan wá kówó fún mi pé okay, a kó owó yìí kalẹ̀ o. Boya tọ́ja bá dé o.

Ibo ni o fẹ lọ sì ìsinmi? Ibo ni mo fẹ lọ fún ìsinmi? Ibi tí mo fẹ lọ fún ìsinmi, ilé mi náà ni. Ilé mi náà ni màá ti lọ sinmi. Ilé mi náà ni. Ilé mi náà ni màá ti lọ sinmi. Tí eyan ba kuro ní ibi iṣẹ́, ilé ni ọba, ìyàn máa pa lo, ìyàn máa lọ sì lọ sinmi. Bẹ́ẹ̀ni.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? A! Èyí tí mo rántí, mi ò, mi ò rántí, mi ò, mi ò because, mi ò tíé rántí ìgbà ọmọdé mi kankan. Mi ò rántí pé mo máa rántí ìgbà ọmọdé mi ò, ìgbà tí nǹkan tí mo ṣe ní kékeré o. Mi ò rántí, mi ò rántí, mi ò rántí.

Ṣé o mọ bí a ti ń yàwòrán? Bẹ́ẹ̀ ni, èyàn á lọ síbi tí wọ́n ti ń yàwòrán náà ni. Bẹ́ẹ̀ ni, èyàn á lọ síbi tí wọ́n ti ń yàwòrán náà ni. Bẹ́ẹ̀ ni, ibi tí wọ́n ti ń yàwòrán, ibẹ̀ ni èyàn máa lọ kí èyàn lọ yàwòrán. Bẹ́ẹ̀ ni, ibẹ̀ ni ọ máa lọ kí ọ lọ yàwòrán.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé. But kó kan se, kò kan n ṣe gbogbo ìgbà náà ni mo máa ń ka ìwé. Kò í ṣe gbogbo ìgbà mo máa ń ka ìwé, kò i ṣe gbogbo ìgbà. Kò ní ṣe gbogbo ìgbà mo máa ń ka ìwé, kò í ṣe gbogbo ìgbà. Ìgbà mí wà tó ṣe pé tó bá wà sí mi lára, màá ka ìwé. Ìgbà mí dẹ̀ wà tó ṣe pé mi ò tẹ́ni fọwọ́ kàn ìwé rárárára ni.

Ìgbónájẹ́jẹ́, ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn jù nínú yàrá mi, ohun ni kí eyàn fi èédú sínu ilé bóyá tó tutù bá mú kí gbogbo ilé kó máa ra gbóná ní wọ́rọ́wọ́. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ohun tí mo fẹ́ràn jù niyẹn keeyàn fi dànù èédú.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Bẹ́ẹ̀ ni, èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé, mo fẹ́ máa ṣiṣẹ́ iṣẹ́ dáadáa, iṣẹ́ tó da, iṣẹ́ tó ṣe yí pé, iṣẹ́ tó ṣe yí pé tí màá ṣe tí a màá mú owó gidi wá fún mi, òun ni mo fẹ́ máa ṣe, iṣẹ́ gidi, iṣẹ́ tó máa mú wá fún mi gidi.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Tí ọkọ̀ bá ti ń bọ̀ màá rí pé mo ṣe jẹ́jẹ́, màá rí pé ọkọ̀ yẹn ó ń kọjá tí tó tí tó lọ, tí tó sọdá bẹ́ẹ̀ni tí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ nìyẹn. Màá rí pé tí ọkọ̀ bá ti ń bọ̀, màá rí pé mo wọná dáadáa tí tó sọdá.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tí mo sì máa ń ṣe àkópò fún ìrìnàjò ni pé, tí tó bá ti tó àsìkò láti fẹ́ ṣe ìrìnàjò, màá rí pé mo ti jẹ ẹrù mi kalẹ̀. Màá dẹ̀ ń rí pé gbogbo ẹrù tí màá gbé kò ní jẹ́ ẹrù tó máa ń nira fún mi láti gbé. Bẹ́ẹ̀ ni, màá.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Tí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, máa darí wọn dáadáa náà ni ibi to yẹ kí ń darí wọn sí, máa darí wọn dáadáa. Èyí tó bá, èyí tó bá yẹ kí n bá sọ̀rọ̀, màá bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, máa darí wọn dáadáa, máa darí wọn dáadáa, máa darí wọn síbi tó da. Màá jẹ̀ẹ́, màá sì bá wọn ṣe gẹ́gẹ́ tí ènìyàn ṣe ń bá ènìyàn ṣe ní ọ̀nà tó da.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ẹ n, ó máa ń tóbi wákàtí méjì síráwọ̀n ṣá bẹ́ẹ̀ni, wákàtí méjì síráwọ̀n. Kan to máa ń gba ni yẹn, bí i wákàtí méjì sìráwọ̀n. Ìgbà mí dẹ̀ ń tẹ́ pe ẹbí ò kí ń pa mí, èmi ò sábà jẹun lọ́sàn-án. Ìgbà mí wá ti se pé ebí ò kí ń pa mí, bẹ́ẹ̀ni.

Ṣé o ní ọgbà? Éh, èmi ò tí ì ní ilé tí mò ń gbé. Mi ò tí ì ní ilé tí mò ń gbé tí mo ṣe wá. Mi ò ní ilé tí mò ń gbé. Mi ò tí ì ní ilé tí mò ń gbé báyìí. Mi ò ní ilé tí mò ń gbé. Mi ò ní ilé tí mò ń gbé báyìí. But àwọn tan ní ilé, àwọn tí wọ́n ní ilé, wọ́n ní ọgbà. Bẹ́ẹ̀ ni, àwọn tán ní ilé, wọ́n ní ọgbà. Ẹni tó dẹ̀ máa fi ọgbà sí ilé rẹ̀, òun náà ó bí lọ ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun, òun, òun ti máa fààyè tíbi tí ọgbà máa wà. Bẹ́ẹ̀ ni, ó ti máa fi sílẹ̀

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọ̀kọ̀ nínú ọkọ̀? Ohun tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, òun ni oríṣiríṣi nǹkan ni èèyàn máa ń gbọ́ nínú ọkọ̀. Ẹ̀yàn máa rí àwọn èèyàn tó ń sọ oríṣìíríṣìí ọ̀rọ̀ tí ikan tó ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ báyẹn. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan ni èèyàn máa ń gbọ́. Bẹ́ẹ̀ni, oríṣìíríṣìí nǹkan ni èèyàn máa ń gbọ́. Oríṣiríṣi nǹkan náà ni èèyàn máa ń gbọ́. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi nǹkan ni.

Ṣé o, ṣe o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni, màá ń pa àwọn fáìlì mi pamọ́. Bẹ́ẹ̀ ni, màá ń, màá ń, màá ń pamọ́. Bẹ́ẹ̀ ni, màá fáìlì máà ń, máá ń fi pamọ́ dáadáa. Láyé tí pé kò ní, mo ní jẹ́ kí nǹkan ṣe. Bẹ́ẹ̀ ni, mo ní jẹ́ kí nǹkan ṣe. Màá fi pamọ́ dáadáa.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. AbdulQudus, ìyẹn tí wọ́n pè ní The Holy, The Holy. Òun ni AbdulQudus The Holy. Ẹni tó jìnnà sí gbogbo nkan tí ẹrú Ọlọ́hun bá tó jìnnà sí àwọn nkan tí o da, àwọn nkan ẹgbin, àwọn ìròyìn tí o da.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. A! Èmi, mi, mi ò lè sọ pé àkókò tí màá jẹ oúnjẹ alẹ́ léyìí o. Mi ò lè sọ pé àkókò tí màá jẹ oúnjẹ alẹ́ lélè. Mi ò ní àkókò kan. Ṣàa pé ta lé ṣá bá ti ṣú, màá ṣá jẹun ṣáa, nǹkan tó wà ńbẹ̀ nìyẹn.

Ṣé o máa ń jẹ gọ́mù? À, Yorùbá wò tún lè lè. Kí lẹ gbà lé pẹ̀lú gọ́mù? Gọ́mù ke. N kọ́ ṣé gọ́mù tí wọ́n fi ń lẹ bàtà àbí? Èmi ò ń jẹ gọ́mù o. À, ní ọ bá jẹ gọ́mù, tó bá jẹ́ pé témì gọ́mù témì mọ́ o, ikú ni o. Ikú ni, ì yóò kú dànù ni. Nítorí pé gọ́mù kò dáa ní jíjẹ rárá.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Aì é, mi ò gun rí o, mi ò gun rí, mi ò gun rí. Mi ò gun, mò ń ti ẹ̀ gùn rí ni. Pé mo wá gun ọkọ̀ akẹ́rù, mi ò gun rí. Mi ò gun rí, mi ò gun rí. Mi ò gun rí. Ò, àwọn kan máa ń gun ṣa, àwọn kan máa ń gun.

Kí ni ò máa ń ṣe nígbà tí o bá ń dúró, nígbà, nígbà tí o bá ń dúró de nǹkan? Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan, mo máa ń ní sùúrù náà ni. Nítorí pé tí ènìyàn bá ń dúró de nǹkan, ènìyàn, ènìyàn á ní sùúrù dáadáa. Bẹ́ẹ̀ni, ènìyàn á ní sùúrù, enìyán a ní sùúrù, tí nǹkan yẹn kò fi tẹ́ yan lọwo. Nítorí pé tí ènìyàn o bá ní sùúrù, ó ṣee ṣẹ́ kí ǹkan ẹ má tẹ́ yan lọ́wọ́

Ṣé o fẹ́ràn, ṣe o fẹ́ràn lo ẹrọ ìgbésókè? Eh mi o fẹ́ràn rẹ, mo fẹ́ràn rẹ, mo fẹ́ràn rẹ. Mo ti wọ̀ rí, ẹrọ ìgbésókè mo ti wọ̀ rí. Bẹ́ẹ̀ni, ó da púpọ̀ gan. Ó da púpọ̀, ó da, ó da, ó da púpọ̀. Mo ti wọ̀ rí. Mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè, mo ti wọ̀ rí.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Ṣé mọ máa ń gbé àpò ẹ̀yìn? Èmi ò ń, èmi ò ń, mi ò ń gbé àpò ẹ̀yìn, mi ò ń gbé, mi ò ń gbé àpò ẹ̀yìn, èmi ò ń gbé àpò ẹ̀yìn, èmi ò ń gbé àpò ẹ̀yìn rárá. Mi ò ń gbé torí pé kíní mọ fẹ́ máa gbé àpò ẹ̀yìn fún? Kò sí nkan tí mo fẹ́ fi ṣe, kò sí nkan tí mo fẹ́ máa fi àpò ẹ̀yìn, kò sí nkan mọ fẹ́ fi ṣe.

Irú kọ̀mpútà wò ní o ní? Irú kọ̀mpútà tí mo ní òun ni, mi ò ní kọ̀mpútà, lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní kọ̀mpútà. Mi ò ní kọ̀mpútà kankan, lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní kọ̀mpútà. Bọ̀ mo ń, mo ń gbèrò láti ra nǹkan sá, mo ń gbèrò láti ra nǹkan. Pẹ̀lú ògo Ọlọ́run mo ń gbèrò láti ra nǹkan.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? À bẹ́ni o, èeyàn tí, èeyàn tó máa ń jí ní kùtùkùtù ni mí. Mo máa ń jí ní kùtùkùtù dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù dáadáa, bẹ́ẹ̀ni. Tí m bá jí ní kùtùkùtù báyìí, màá rí pé mo yaná fìlà, màá kírun, màá bẹ ọlọ́run, màá tọrọ àforíjì. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, màá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan? Àh! Èmi ò ní ìkórìíra, mo ò ní ìkórìíra àìsàn sí oúnjẹ kan torí pé gbogbo oúnjẹ lèmi lè jẹ. Àyàfi tó bá jẹ́ pé oúnjẹ náà ò dáa ní jíjẹ dé. Tí ó bá ṣe bẹ́ẹ̀, oúnjẹ jíjẹ ni. Jíjẹ ni oúnjẹ yẹn. Jíjẹ ni. Bẹ́ẹ̀ ni, jíjẹ ni oúnjẹ yẹn. Mi ò ní ìkórìíra sí oúnjẹ kankan.

Èdè wo ni o fẹ́ kọ̀? Èdè tí mo fẹ́ kọ̀, mo fẹ́ kọ́ èdè Lárúbáwá, mo dẹ̀ fẹ́ kọ̀, mo fẹ́ mọ èdè gẹ̀ẹ́sì dáadáa, bẹ́ẹ̀ ni mo rẹ̀ fẹ́ mọ Yorùbá sọ. Bẹ́ẹ̀ ni, àwọn èdè yìí wú mi púpọ̀ gan. Àwọn èdè yìí ó wù mí púpọ̀ gan. Bẹ́ẹ̀ ni, ó wù mí púpọ̀. Bẹ́ẹ̀ ni sir, bẹ́ẹ̀ ni ó wù mí púpọ̀ láti kọ̀

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Tí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà mi pé, bóyá tí bá dájókòó tí bá rọ̀ ní gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sí mi sẹ́yìn, màá rántí pé á, mo ti ṣìnà ó. A wá dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run bá mi, mo dúpẹ́ fún ọ tó tan mi sí ọ̀nà. Torí pé, ẹni tí ń tọyan sọ́nà òun náà lóhun, kò sí ẹni tí ò ṣìnà. But kolorun jẹ́ kí a rí ìtọ́sọ́nà ni.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú ẹni tó, olórí iṣẹ́ mi ni pé mi ò tí ì máa ṣiṣẹ́, ṣùgbọ́n ẹni tí tó bá ní, tó bá ń ṣiṣẹ́ níbi kan, ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ẹni tó ní ibi iṣẹ́ ó bù lọ̀ dánmọ́rán, ó bù lọ̀ dá. Nítorí pé ẹni tó ní iṣẹ́ ó bù lọ̀, ó bù lọ̀ o-- ẹni tí, ẹni tó ń ṣiṣẹ́ níbi kan ó bù lọ̀ jẹ́ ẹni tí ó ní farabalẹ̀, tí ó ní ìtẹríba fún, ìtẹríba, ìtẹríba fún ẹni tí, ẹni tó, ẹni tó wà lábẹ́ ẹ̀ tó jọ́ ga.

Ṣé o máa ń mu àwọn ohun mímu bi rotini? Bẹ́ẹ̀ni, mo máa ń mu o. Ó sara loore gan, ó da kí yan máa mú bẹ́ẹ̀ni, ó da, ó da kí eyan máa mú bẹ́ẹ̀ni, ó dára gan. Ó dára kí ọmọ máa mú bẹ́ẹ̀ni, ó dára kí ọmọ máa mú bẹ́ẹ̀ni, ó dára gan. Biotini ò dáa kí yan máa mú.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Tí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, maa ba ra, màá bá ra wọn maa ba won sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́, màá bá àwọn sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́. Bẹ́ẹ̀ ni, ǹkan tí wọ́n bá sì fẹ́, màá gbọ́ wọ́n yé lórí ẹ̀, bẹ́ẹ̀ ni, màá gbọ́ wọ́n yé lórí ẹ̀, bẹ́ẹ̀ ni, màá gbọ́ wọ́n yé lórí ẹ̀, bẹ́ẹ̀ ni. Tí mo ṣe máa ń bá àwọn sọ̀rọ̀ ni ẹ.

Ṣé o máa ń ṣe eré ìdọ̀ni? Eré ìdọ̀ni? Kí lẹ ń pè ní eré ìdọ̀ni gangan náà? Kí lẹ gbà léro pẹ̀lú eré ìdọ̀ni? Tóri pé mi ò mọ̀ itúmọ̀ nǹkan tí ẹ̀ ń béèrè lọ́wọ́ mi o. Eré ìdọ̀ni? Kí ni wọ́n ń pè ní eré ìdọ̀ni? Ẹ má bínú o, mi ò mọ̀ n pa re Mi ò mọ̀ Yorùbá tí ẹ̀ ń bi mi. Eré ìdọ̀ni? À, e mi ò mọ̀ o.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí èmi Yorùbá, mo máa ní ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Àwọn Yorùbá sì jẹ́ èèyàn kan tó ṣe pé wọ́n máa ń kí èyán kódà tí ènìyàn bá ń ṣe òde, wọ́n máa ní ẹ ku ode àná o, ẹ lẹ́ ń bẹ hún o, yóò ń bẹ ẹ ní.

Àkókò wò ní ọ́fíìsì rẹ ṣí? Àkókò ọ́fíìsì mi tí mà ń lọ sí ọ́fíìsì, òun ni nígbà kan tí mo ṣiṣẹ́ ago mẹ́jọ èyàn gbúdọ̀ dé ọ́fíìsì, ago mẹ́jọ ni èyàn gbuso dé ọ́fíìsì bẹ́ẹ̀ ni. Àwọn mi deni o depend, tí ilese na bá ṣe rí, àwọn mi ago mẹ́sàn.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ ni, ó rọrùn fún mi. Torí pé tí ọmọ bá fẹ́ jí àwọn ènìyàn, èyàn á jí wọn l'ọnà tó da. Èyàn ó kò ní jí wọn ní ní ọ̀nà tó ṣe pé tí èyàn bá jí wọn, a máa bí wọn nínu rárá. Èyàn á jí wọn l'ọnà tó da, ọ̀nà tó da, òun ni èyàn máa jí wọn.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Tí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni pé, màá farabalẹ̀, màá gbe ọpọlọ mi kalẹ̀, màá gbe ọpọlọ mi kalẹ̀, màá rò pé báwo ni mo ṣe, báwo, kí ni nǹkan tuntun tí mo tún fẹ́ mú wá, ṣé báwo ni kìníyi ṣe le ní ilọ̀síwájú, kí ni, kí ló tún yẹ ká fi kun àwọn kìní tí ó máa fi tún dára.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Kò si èyi té mi ò fẹ́ràn bẹ. Àti coffee o àti tea, gbogbo ẹ ni èmi máa ń mu. Kò si èyi tí o bá mi lára mú bẹ. Kò si èyi tí mi ò fẹ́ràn. Kò si èyi tí mi ò kí ń mu. Àti tea o àti coffee, kò sé è tí mi ò kí ń mu ń bẹ. Gbogbo è ló bá mi lára mú. Kò sé è tí mi ò kí ń mu ń bẹ.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

Ṣé o mọ ọ́n pa owó pamọ́? Mo máa ń pa owó pamọ́, máa ń pa owó pamọ́. Eyi to ba yẹ kin fi pamọ ma fi pamọ, èyí to ba yẹ kin na, máa na. Torí pé ko n ṣe gbogbo owo náà ni èèyàn fi n pamọ́, láìṣẹ́ pé èèyàn o ní náwó. Awọ́n kan wa to ẹ pé èèyàn a fi pamọ́, àwọn kan wa tẹ́ ẹ́ ṣe pé èèyàn máa nọ̀ ni.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, òun ni kọ̀npútà aláàkọ́kọ́ àti kọ̀npútà ló ṣe pàtàkì jù àti Wi-File, Wi-File àwọn yẹn náà ló ṣe pàtàkì jù lọ.

Ṣé o ní aṣọ tuntun? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tuntun. À, mò ì ní, mi ò ní aṣọ tuntun. Bai bai bai bai lọwo lọwo bai Mi ò ní aṣọ tuntun kan. To, mi ò ní aṣọ kan tó jẹ́ tuntun, mi ò ní. Mi ò ní aṣọ tuntun. Mi ò ní rárá. Bai mi ò ní.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe, ohun ni ẹ̀kọ́ tí wón ṣe ń ka ABC. Nígbà tí mo wà kékeré èmi ò fi bẹ́ẹ̀ mọ̀we, isì yìí ni mo mọ̀we dáadáa bá yii ni isì. Pé mo wá mọ kókó ẹ̀kọ́ kan nígbà èwe mi, kú sí.